Mo fẹ́ràn ọjọ́ àìkú, ọjọ́ àìkú ni mo fẹ́ràn nítorí ó jẹ́ ọjọ́ tí mo máa ń lọ sílé ìjọsìn láti lọ gbàdúrà. Ọjọ́ tí mi ò kí ń ṣe ohunkóhun ju kí ń sùn, kí ń jẹun, kí ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí a sì mọ ohun tí à ń ṣe, kí ń ṣe gbogbo nǹkan létólètó, kí ń rí bọ̀dá mi, kí ń rẹ́rìn músẹ́, kí bọ̀dá mi wá gbé oúnjẹ wọn kó má jẹ́ tán, kó wá gbe sórí tábìlì. Òwo ni mo torí fẹ́ràn ọjọ́ ẹtì.

Ẹ mi ò mọ̀ bí a ti ń pẹja o. Mi ò mọ̀ bí a ṣe ń pẹja. Mi ò mọ̀ bí a ṣe ń pẹja. Àwọn kan, pàápàá jù lọ àwọn ọkùnrin ni ó pọ̀ tí wọ́n máa ń ṣiṣẹ́ apẹja. Obìnrin lé mi, èmi ò lè ṣiṣẹ́ apẹja. Òun ni mi ò fi mọ̀ bí wọ́n ti ṣe ń pẹja. Àwọn tí ó máa ń pẹja bíi pé ko ń pẹja ọsàn, kọ́ ń pẹja ẹrọ, kọ́ ń pẹja aláràn, kọ́ ń pẹja panla, òun ni mo mọ̀. Ṣùgbọ́n pé kí a pẹja, kí obìnrin pẹja, mi ò tí rí obìnrin kí ó pẹja rí. Àwọn ọkùnrin ni mo mọ̀ tí ó máa ń pẹja. Obìnrin ò kí máa ń pẹja níbi tí mo ti wá. Ọkùnrin ló pọ̀, lọ́pọ̀lọ́pọ̀ tí wọ́n máa ń pẹja. Ọkùnrin ló ń pẹja.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Tí mo bá fi fáìlì mi pamọ́ sí orí cloud, tí mi ò bá sí níbi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wà, mo lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹnikẹ́ni láti fi wọ cloud mi, tí mo sì máa mú oun fáìlì tí mbá fẹ́ lò lásìkò ti o yẹ kí n lo. Ó da lọ́pọ̀lọ́pọ̀ láti máa fi fáìlì sórí cloud, nítorí wípé fáìlì tí a bá fi sórí cloud kò sí eku, kò sí ẹyẹ tí ó lè gbé fáìlì náà lọ.

Mo mọ bi a ti ṣe ounjẹ tó pọ̀, gbogbo rẹ ni mo sì mọ bí a ṣe ń ṣe dáadáa. Bí ẹni wípé ká ṣe ófúlójú, mo mọ̀ ọ́n ṣe dáadáa. Kí á ṣe gbẹ̀gìrì, mo mọ̀ ọ́n ṣe. Kí á ṣe ìbìrìpọ̀, mo mọ̀ ọ́n ṣe. Kí á ṣe àmàlà àti ewédú tó wọ́wọ́, mo mọ̀ ọ́n ṣe. Kí á ṣe àṣàrò elépo rẹ́dẹ́rẹ́dẹ́, mo mọ̀ ọ́n ṣe. Kí á ṣe ìrẹsì, ti patíì, mo mọ̀ ọ́n ṣe. Kí á ṣe ẹran, mo mọ ẹran ṣe. Bí ẹni ẹja díndín, mo mọ ẹja díndín ṣe. Tóbá wá sọ pé iyan funfun bàláwu, èmi gangan ló ń jẹ bẹ́ẹ̀. Èmi ló ń pè é ní ọlọ́wọ́ ṣíbí.

A! Turarí, turarí. Turarí ni òórùn tí mo yàn láàyò. Páapaá jùlọ, ti inú ilé bá n rùn fún ìgbẹ́ àbí ìtọ́ eku, ó dá kí eeyàn fin turarí. Tó bá fin turarí sínú ilé, turarí náà máa ma já fikán, fikán nínú ilé rẹ ni. Turarí daa nínú ilé. Ó máa n lé ẹ̀fọn dànù, ó n lé eku, ó n lé akekèè, ó sì n lé oríṣiríṣi radàradà kúrò nínú ilé. Turarí da. Ó dá kí eeyàn fin turarí. Tó bá ti mú turarí rẹ tó ti finá sí, tó bẹ́ ná sí lórí, bẹ́ẹ̀ ni óorùn à gbà gbogbo ilé, à gbà gbogbo òde, à gbà gbogbo ìta, à gbà gbogbo ẹ̀yinkúlé.

Mo fẹ́ràn ẹgbẹ́ ilé ìdárayá Chelsea. Ẹgbẹ́ ilé ìdárayá Chelsea èyí ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Wọ́n mọ iṣẹ́ wọn ní ọ̀kúnkúndùn, bẹ́ẹ̀ ni wọ́n máa ń ra àwọn agbábọ́ọ̀lù ní gbogbo ọ̀sẹ̀. Wọ́n sì máa ń jáwé olúborí ní gbogbo ohun tí wọ́n bá ti ń ṣe. Ẹgbẹ́ Chelsea òun ni èmi fẹ́ràn jù.

N, ka bá ní wípé wákàtí mi ò ní le fún ẹ ní ìdáhùn tààrà, tó bá ní pé kí n sọ bí wákàtí ṣe jẹ́. Ǹkan tí mi ò fi le fún ẹ ní ìdáhùn tààrà ni wípé, mi ò tí fara balẹ̀ kí n ka iye wákàtí tí mo fi máa ń wọ ojú ìbojú. Mi ò tíì ka iye wákàtí, nígbà tí bá ti wọ́ náà ni mo wọ, ìgbà tí bá bọ òun náà ni mo bọ.

A! Kódà àti ọmọ ọwọ́ ni mo ti ní orúkọ ìnagijẹ. Nígbà tí mo wà lọ́wọ́ ọmọ ọwọ́, àwọn ènìyàn máa ń pè mí ní Kẹ́mólálà. Nígbà tí èmi náà tí mo bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé ìwé àṣẹ̀ṣẹ̀bẹ̀rẹ̀, mo máa ń pe ra mi ní ọmọge kámpọ̀sì. Nígbà tó yá tí mo wọ ilé ìwé girama, mo máa ń pe ra mi ní kẹ́mpẹ́ẹ̀kì. Nígbà tó yá tí mo wọ ilé ẹ̀kọ́ àgbà, mo máa ń pe ra mi ní Jẹ́ẹ̀m̀. Ṣùgbọ́n báyìí, èmi gangan ni wọ́n ń pè ní Jẹ́ẹ̀m̀ Kẹ́mi. Kẹ́mi ọ̀kan lọ́mọ, kò sọ́mọ bíẹ̀, ọmọ nọmọ pa, ọmọ nọmọ jẹ. Mo ní orúkọ ìnagijẹ o. Gbogbo àwọn ẹgbẹ́ mi wọ́n mọ orúkọ ìnagijẹ mi, wọ́n sì mọ̀ máa ń pè mí nígbà kankan. Orúkọ ìnagijẹ dára lọ́pọ̀lọpọ̀ nítorí tó bá wà ní àwùjọ àwọn ènìyàn tí o sì fẹ́ kọ́ wọn mọ orúkọ rẹ, o lè sọ fún àwọn ọ̀rẹ́ rẹ kó máa pè rẹ lórúkọ ti àbí sọ ẹ́ kàn pẹ̀ lórúkọ ìnagijẹ rẹ. Àwọn ènìyàn tó bá wà láyíkà wọ́n ò ní mòò tú mọ orúkọ ìnagijẹ yẹn, wọn dẹ̀ sì ní mọ orúkọ rẹ gangan.

Kò sí rẹpẹtẹ tí ènìyàn lè ṣe tí ọkọ̀ tí wọ́n bá ń dèna ọkọ̀ pẹ̀lú iná tó bá jà ilé ti àwọn iná àti àwọn amófin tí wọ́n da sílẹ̀. Kò sí ohun kan tàbí méjì tí o lè ṣe. Ju tó bá rí ọmọ oní búrẹ́dì tó ń kọjá àti ọmọ ẹlẹ́pà kó yáa pè wọ́n, kó rà á kó máa jẹ. Tó bá sì ní ẹ̀rọ amóhuntutù nínú ọkọ́ rẹ kó yá a tán sílẹ̀ kó máa fẹsẹ̀ lórí kí òru kí ó má bá a pa ọ́ kú. Tàbí tí bá rí ohun ẹlẹ́rìndòdò, màá yá a mú. Màá sì fi ohun orin fújì tí màá yá fi máa gbọ́ bí mo ṣe máa ń ṣe fàájì tèmi lọ ní.

Kò sí ohun tí ó ṣòro ṣe fún ẹni tí ó bá ti mọ Olúwa. Kò sí ohun tí ó ṣòro ṣe fún mi. Ó rọrùn fún mi láti dárí gbogbo àwọn ènìyàn tí ó wà ní ayíká mi. Ó rọrùn fún mi láti dáríji wọ́n. Ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn. Kò le rárá, ìrọ̀rùn ló bá dé.

Rárá, èmi ò mọ̀ bí a ti ń fọn. Mi kò mọ̀ bí a ti ń fọn. Mi ò sì ní ènìyàn láyíká mi tí ó mọ̀ bí a ti ń fọn. Bí a ti ń fọn, ò n ṣe oun tí mo gbẹ́kẹ̀lé púpọ̀. Òun ló fàá tí mi ò fi kọ́ bí a ti ń fọn. Mi ò mọ̀ bí a ti ń fọn rárá. Mi ò lè parọ́ nǹkan tí mi ò mọ̀ mọ́ra mi. Elòmíràn á parọ́ ohun tí kò mọ̀, ṣùgbọ́n èmi ò mọ̀ bí a ti ń fọn. Mi ò kọ́, mi ò sì mọ̀. Mi sì lérò pé mo fẹ́ mọ̀.

Láì kí n ṣe apá, apá ni o le pa fáìlì rẹ̀ mọ́. Èmi máa pa fáìlì tèmi mọ́ nítorí mi ò kí n ṣe apá. Fáìlì jẹ́ ohun tí mo pamọ́ jù nítorí mi ò fẹ́ kí ǹkan mi kó parẹ́ níbi tí bá fi sí, mo máa ń gbé sí ààyè ọ̀tọ̀. Mo máa sí fáìlì mi fún fáìlì mi láti gbe pamọ́. Mo máa pa fáìlì mi mọ́ dáadáa, mo máa ń pa á mọ́ dáadáa ní gbogbo ìgbà. Mo pa fáìlì mọ́ dáadáa.

Mo fẹ́ràn èso tó pọ̀ o. Ìbéèrè tí o bèèrè yìí, o máa jẹ́ èyí tí mo máa rò kító sọ. Mo fẹ́ràn èso apple, mo fẹ́ràn èso watermelon, mo fẹ́ràn ọsàn lọ́pọ̀lọ́pọ̀, mo fẹ́ràn cashew, mo fẹ́ràn mango. Ṣùgbọ́n tó bá wá bi mí wípé èwo ni mo fẹ́ràn jùlọ, màá sọ fún ẹ wípé mo fẹ́ràn grape, mo fẹ́ràn apple, mo fẹ́ràn pineapple. Ṣùgbọ́n tó máa nípé kí n mú kan nínú gbogbo ẹ, mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀. Wò ó! Ó máa le láti mú èyí tí mo fẹ́ràn jùlọ nítorí gbogbo ẹ ni mo fẹ́ràn. Mo sì fẹ́ràn èso gan ni. Mo máa ń jẹ èso kí ayé mi so èso rere fún mi.

Mo ní máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi nítorí mi ò kí fẹ́ kí iṣẹ́ kó dààmú ìgbésí ayé mi. Oóótọ́ iṣẹ́ náà ara ìgbésí ayé mi ni ṣùgbọ́n mi ò ní fẹ́ kí iṣẹ́ kó dé mi lọ́nà láti gbé àwọn ọmọ mi lọ sí ilé ìwé. Mi ò sì kí ń fẹ́ kí iṣẹ́ kó dí mi lọ́wọ́ láti tọ́jú àwọn ọmọ mi. Òhun ni mo máa fi ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi. Ó máa ń dọ́gba. Iṣẹ́ mi kò lè gba ọmọ lọ́wọ́ mi. Ó máa fi ń ṣe ìdọ́gba nítorí ọmọ ni èrè ayé. Mo máa ń ṣe ìdọ́gba lórí ẹ̀

Ehn, èmi gangan ni wọ́n ń pè ní ọmọ tó ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Omi nìkan ni mo máa ń ra lórí ayé. Oúnjẹ mi, tí bá fẹ́ pé àwọn ènìyàn kó máa fún mi lóúnjẹ, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ra. Irun onídìrí mi, orí Íńtánẹ́ẹ̀tì òun ni mo ti pàdá onídìrí mi. Mo fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì púpọ̀

Mo fẹ́ yẹ kí ọjọ́ iwájú mi kí ó dára. Mo ní èrò oríṣiríṣi fún ọjọ́ iwájú mi. Nítorí ẹni tí ò bá ní èrò ó máa ro ara rẹ̀ pín ni. Èmi ò sì fẹ́ ro ara mi pín ni. Òun mo fi ní oríṣiríṣi èrò fún àwọn ọjọ́ iwájú mi. Èrò bí má ṣe tún ilé mi ṣe, bí má ṣe tọ́jú àwọn ọmọ, tí má ṣe tọ́jú ọkọ, tí má ṣe tọ́jú àwọn alágbàgbé mi, tí màá ṣe travel lọ sí òkè òkun, tí màá fi bá àwọn oníbàárà sọ̀rọ̀, tí màá jẹ́ ẹniyi ìáwújọ, tí màá ní owó mọ́wọ́. Èrò ọjọ́ iwájú mi ó pọ̀ gan ni.

Ọlọ́run má jẹ kí ri ó gun Ògùn, mi ò kín mú Ògùn lójoójúmọ́, mi ò kín má mú Ògùn lójoójúmọ́. Báwo ni màá ṣe má mú lójoójúmọ́? Nítorí gbogbo nnkan tía bá ṣe ni iwọ̀n tún wọ̀n sì, ó máa ń para ní ara. Kín má bá ṣi fa ìpalára sí ara mi, òun mo fi máa ń ṣe gbogbo nnkan ní wọ̀n tún wọ̀n sì.

Gbogbo ìgbà ni mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́. Ti bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, màá fọ ọwọ́ mi. Ti bá lọ sí ìta tí n bá wọlé, mo máa fọ ọwọ́ mi. Ti gbogbo ìgbà ni mo máa ń fọ ọwọ́ mi, gbogbo ìgbà. Bí mo ń dáná lọ́wọ́, tí bá fi ọwọ́ kan epo, màá fọ ọwọ́ mi. Bí mo jẹun tán, màá fọ ọwọ́ mi. Bí mo ṣẹ̀wẹ̀ tán, tí mo bá ṣẹ̀ múra tán kí tó jáde, màá fọ ọwọ́ mi. Màá tún fi ìpara ọwọ́, màá tún fi pa ọwọ́ mi. Gbogbo ìgbà ni mo máa ń fọ ọwọ́ tèmi ní ojoojúmọ́.

Rárá o, èmi ò kí ń má mú àwọn èrò ìlera, mi ò kí ń má mú wọn. Tí bá wá wó pé mo fẹ́ mú wọn, háà! Ó máa le gidi, nítorí mi ò kí ń má mú rárá àti rárá. Èmi ò fẹ́ kí ń má mú, òun ni mi ò kí ń fi má mú. Mi ò kí ń mú èrò ìlera.

Tábìlì iṣẹ́ mi ó fẹ̀, nítorí wípé lórí tábìlì náà, òun ni ẹ̀rọ kọ̀m̀pútà mi ó máa ń wà. Lórí tábìlì náà, òun ni gègé àti f fù f f gága mo máa ń gbé sí. Orí tábìlì mi náà ni tùràrí ò máa ń wà. Orí tábìlì mi yìí náà, òun náà ni mo máa ń gbé ọwọ́ lé tí bá ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Orí tábìlì mi, òun ni mo ti máa ń kọ iṣẹ́ ní ìgbà tí n bá ti ń ṣètò àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Orí tábìlì mi náà ni mo máa ń to àga yíká sí tèmi àti àwọn ọmọ-ṣẹ́ tí a ti jọ máa jìròrò.

Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ láàárín àwọn alábàánisisẹ́pọ̀ mi, mi ò kí ń máa bá wọn jà, mi ò sì kí ń kọjá ààyè mi. Ohun tí wọ́n bá ti fi ọwọ́ mi sí, èmi ò kí ń má gbe. Mi ò kí ń ṣọ̀rọ̀ àwọn ènìyàn lẹ́yìn, mi ò dẹ́ kí ń máa wojú àwọn ọ̀gá mi. Gbogbo àwọn ìlú ìbáṣepọ̀ mi níbi iṣẹ́ ni a jọ ń wà ní ìfẹ́ àti ìrẹ́pọ̀. Kò sí jà láàárín wa rara. Ohùn la fi mọ̀ pé ọmọ ìyá ni gbogbo wa nígbàkúgbà tí a bá ti fẹ́ ṣe gbogbo nǹkan tí à ń ṣe.

Mo fẹ́ràn ìrẹsì, ìrẹsì tí a fi ata díndín, èyí tí ó ní ìrù, síi àti edé. Ta bá wá rí ẹja gbígbẹ, ka fọ́ sínú ẹ̀ wẹ́wẹ́wẹ́. Tí pọ̀nmọ́ bá yọ, ka gé sí sẹlẹsẹ. Mo láì kí rẹ̀ bẹ́ẹ̀. Mo fẹ́ràn ìrẹsì tí ó ní oríṣiríṣi nínú, pàápàá jùlọ ìrẹsì elépo pẹ̀lú dòdò àti ẹran ògúnfe. Óun ni mo fẹ́ràn jù.

Gíga mi ò ga púpọ̀ ṣùgbọ́n àwọn ènìyàn máa ń sọ wípé márùn-ún àti àbọ̀ òun ni gígaa mi. Ó ṣe máa rí, ẹsẹ̀ bàtà márùn-ún ni ó jẹ kó jẹ́ nítorí mi ò ga púpọ̀. Èmi ni wón ń pè ní ọmọge rébérébé.

Mo máa ń jẹ gọ́ọ̀mù, èyí ti ó ní kanfúrà nínú tí ó máa mú ẹnu mi ta sánsán, tí kò ní máa mú ẹnu mi bùtuẹ̀tuẹ̀ tí n bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Gọ́ọ̀mù dáa, tí n bá ń sáré, mo fẹ́ jẹ́ kí n máa jẹ gọ́ọ̀mù, tàbí tí n bá ń ṣiṣẹ́ tí mo mọ̀ wípé mi ò fẹ́ jẹ ki orun kùn mí, mo máa ń jẹ gọ́ọ̀mù. Àwọn ìgbà wọ̀nyí ni mo máa ń jẹ gọ́ọ̀mù, bẹ́ẹ̀ ni mo máa ń jẹ gọ́ọ̀mù.

Ah! Ki wá fò, kí ẹyin ọ̀tún mi kó wá yọ dànù. Èmi ò kí ń fò o. Ìgbà wo ni mo kẹ́yìn ìfò ló bẹ̀rẹ̀? Ṣùgbọ́n mi ò kí ń fò rárá. Àfi tí bá wà ilé ijọsí, tí wọ́n máa ń kọrin, "ṣò lè fò sókè ko túbẹ̀rẹ́ mọ́lẹ̀ ko máa jó óòòò." Ìgbà yẹn nìkan ni mo máa ń fò sókè. Èmi ò kẹ́yìn ìfò o.

Àwọn nǹkan tí ó máa wà nínú àpò ọwó mi òun ni, dígí, gíláàsì ìbòjú, gègé, káàdì tí mo fi ń gba owó síta. Mo máa ń fi òróró, èyí tí mo fi máa ń pa owó àti àdín, èyí tí mo fi máa ń pa irun mi àti ìpara tí mo fi máa ń pa ara mi. Àwọn ohun tí ó máa wà ní àpò ọwọ mi ni.

Mo fẹ́ kọ́ ìmọ̀ bí a ti ṣe ń lo ohun ìrànwọ́, èyí tí ó ní àwòrán nínú. Mo fẹ́ kọ́ ìmọ̀ náà fún iṣẹ́ mi kí ó lè túbọ̀ gbòòrò si. Nítorí ohun ìrànwọ́, òun ni ayé ń kojú sí. Pápa jù lọ, ohun ìrọ̀nwo aláwòrán. Aláwòrán yìí tí ó máa ma sọ̀rọ̀, tí ó máa ma bá mi polówó ọjà mi. Àwọn ohun náà ni mò ń kojú sí báyìí.

Ta bá ní pé káàwọ̀ kò kín sí ìṣòro púpọ̀ láàrín emi àti ẹlẹgbẹ́ mi yàtọ̀ sí ọmọ ààfin kan tí ó máa ń dààmú mi. Òun ló máa ń sọ̀rọ̀ kọ̀rọ̀ níbi tí bá ti wà. Nígbà mìíràn ọ̀nà náà máa ń bí mi inú. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti mọ ìwà fún un ní wà, tó bá ti gbé ìṣe rẹ̀ dé, ṣe ni mo máa ń tọrọ gáfárà tí màá ra iyẹ̀ba kúrò níbẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Ìwé àwọn ìtàn oríṣiríṣi. Ìwé àwọn ìtàn lóríṣi loríṣi. D. O. Fágúnwà, mo fẹ́ràn ìwé ẹ̀ láti má ka púpọ̀. Nítorí ó máá ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n nínú rẹ̀. Mo fẹ́ràn láti má ka ìwé oríṣiríṣi. Ìwé ìtàn ayé, ìwé ìtàn gbogbo nǹkan, òun ni mo fẹ́ràn láti má ka. Ó dá kí èèyàn má ka ìwé, nítorí tí o bá ka ìwé, wà tún mọ ohun tí ó yẹ ki o ṣe nígbà tí ó sì jẹ́ kó ṣe. Ìwé dá lọ́pọ̀lọ́pọ̀. Mo máa ń ka ìwé.

Pápá jùlọ ọjọ́ ìsinmi ni mo máa ń lòjù pẹ̀lú ẹbí mi, pẹ̀lú ọjọ́ àbámẹ́ta tí a máa gbéra wa jáde, tí à sọ̀rọ̀, tí à ṣeré pa. A lè kó àwọn ọmọ lọ sí orí orí ìtàgé tí wọ́n á ti lọ jó, tí wọ́n á ti mú inú ara wọn dùn. A lè rà oúnjẹ bí ìrẹsì, bí tòlótòló àti dòdò jẹ dídá. Àbí kí ara gúrúrú jẹ, ká máa da gúrúrú sórí ara wa, ká wá máa pariwọ hábàhábà.

Kódà mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa rí. Nígbà mìíràn gan, àwọn ọ̀rẹ́ tàbí ẹbí wọ́n máa ń wá súnmọ́ mi tí wọ́n bá ti lówó, wọ́n áfẹ́ kí n ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn. Mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa ṣùgbọ́n ní ọdún tuntun tí a wọ̀ yìí, mi ò fẹ́ ṣe iṣẹ́ ọ̀fẹ́ mọ́. Mo fẹ́ fi ṣe owó rè, iṣẹ́ rè, owó ọ̀tọ̀, àyè iṣẹ́ ọ̀tọ̀, àyè ẹbí ọ̀tọ̀. Ohun ni mo fẹ́ fi ṣe ní ọdún tuntun yìí. Mi ò fẹ́ ṣe iṣẹ́ ọ̀fẹ́ mọ́. Mo fẹ́ ṣe iṣẹ́ mi kí n gba owó mi.

Mi ò lè sọ wípé kò da tó. Gbogbo ǹkan tí mò lè sọ ni wípé ó da. Iwà náà dà, ó da. Nítorí àwọn ènìyàn tó wà láyíká mi wọ́n ma ń jẹ́rìsí wípé ó da. Ohun mo fi sọ fún yín wípé ó da kò sí wàhálà lórí rẹ̀ rárá. Ó da níwọ̀nba tirẹ̀ ṣùgbọ́n mo sì lè ṣe é si kó túńtún bọ̀ dà sí. Ní báyìí mo sì lè sọ wípé ó da tó.

Ohun tí ó máa ń mú mi rẹ́rìn náà ni tí àwọn ènìyàn bá pa mí lẹ́rìn àbí ti bá ń wo àwàdà kẹ́ríkẹ́rí tàbí ti bá rán tí ìṣẹ̀lẹ̀ èyí tí ó pa mí lẹ́rìn rí tí ó sì ti kọjá lọ. Mo lè dání kọ máa rẹ́rìn. Nígbà mìíràn tí bá ń ka ìwé tí mo rí ohun tó pa mí lẹ́rìn nínú rẹ̀, mo lè rẹ́rìn. Ohun pọ̀ tó lè pa ènìyàn lẹ́rìn, kì í ṣe ohun kan ni ó ń pa èèyàn lẹ́rìn. Oríṣiríṣi nǹkan, òhun ni ó máa ń pa èmi lẹ́rìn ní ìdí ìṣe mi. Nítorí àwọn ènìyàn tún máa ń pè mí ní Ẹlẹ́rìn-ín ẹ̀yẹ níbi tí mo máa ń rẹ́rìn dé. Àbí kọ́ ṣọ wí pé ẹ̀rín ò jẹ́ Ọkọ̀ kọ́ ọ́ náà, ẹ̀rín nìwà, ẹ̀rín pẹ̀lẹ́, òhun ni mo máa ń rí.

Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí ó jẹ́ tèmi tí mi ò sì gbà láwìn, tí mi ò tọrọ. Ọkọ mi ni ó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí fún mi. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí ó jẹ́ ọkọ̀ aláwọ̀ funfun, inú rẹ̀ ó sì jẹ́ aláwọ̀ púpá. Òhùn mò máa ń gbé lọ síbi iṣẹ́. Níkẹ́lẹ́ tí bá ti fọ tán, mo máa nu omi ara rẹ̀ dànù kò gbẹ. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tèmi òun ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Èyí ni mo fi máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi lójoojúmọ́. Láti ọjọ́ ajé títí dé ọjọ́ Jímọ̀ bí mo ṣe máa ń gbé nìyẹn.

WiFi mi ò yára tó, kò yára tó rárá. Ṣé ni ó máa ń yọ bí ìgbín. Òun ni mi ò kí ń fi máa lò mọ́. Mo máa ń lo ti orí ẹyọ ìbánisọ̀rọ̀ mi nìkan mo máa ń lò báyìí. WiFi mi ò yára tó. Kódà tí bá rí owó, màá fẹ́ padà ra WiFi tó da.

Ọjọ́ Àbàmẹ́ta ni ó máa ṣepọndandan fún mi láti ṣe ìmọ́tótó ilé mi, pàápàá jùlọ ọjọ́ Àbàmẹ́ta èyí tí ó kẹ́yìn ní gbogbo oṣù. Èyí ni ọjọ́ tí mo máa ń yà sọ́tọ̀ láti fi ṣe ìmọ́tótó ilé mi. Nítorí wípé ìmọ́tótó òun ló borí ààrùn mọ́lẹ̀, ibi tí ó bá wà ní mímọ́ kò sí ohun àìsàn tí ó lè dúró níbi bẹ́ẹ̀. Òun ni mo fi máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́ Àbàmẹ́ta, pàápàá jùlọ ní gbogbo Àbàmẹ́ta èyí tí ó kẹ́yìn oṣù.

Kamari ni Paulu wí, "Èmi ò ní irungbọ̀n o, obìnrin ni mí, mi ò kín ṣe ọkùnrin, mi ò ní irungbọ̀n, ọkùnrin ni mò mọ̀ tí wọ́n máa ń ní irungbọ̀n, obìnrin ò kí ń ní irungbọ̀n. Tí o bá wo obìnrin dáadáa, ọkùnrin máa ń ní irungbọ̀n, ṣùgbọ́n obìnrin máa ń ní irun lórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin, irun orí wọn ò kí ń pọ̀ nítorí wọ́n ti ní irungbọ̀n. Obìnrin sì ni mí, èmi ò ní irungbọ̀n, obìnrin tèmi ò ní irungbọ̀n, irun orí ni mo ní, mi ò ní irungbọ̀n rárá".

Mo fẹ́ràn ojú ọjọ́, ti òjò abójóde tí oru òní pọ̀. Gbogbo ojú ọjọ́ á sì tutù minimini gbogbo ara tún yàn, èèyàn á wà ní àlàáfíà. Ojú ọjọ́ òjò, jẹ́ ojú ọjọ́ tó dára tí kò kí n sí ọ̀rọ̀ kàtá àbí ohun mìíràn. Òhun ni mo fi fẹ́ràn ojú ọjọ́ òjò. Ojú ọjọ́ òjò, òhun ni mo fẹ́ràn.

Bàtà sálúbàtà ni mo máa ń lò. Sálúbàtà tí kò ní ìbòjú ní orí ẹsẹ̀ mi, tí kò ní bo orí ẹsẹ̀ mi, òun ni èmi máa ń fẹ́ràn sí i. Mo fẹ́ràn sálúbàtà nítorí pé mo lè gbé, ó sì ṣe é fi ń lo àgbà fún gbogbo aṣọ. O lè wọ̀ lórí ìró àti bùbá, o lè wọ̀ lórí ṣòkòtò, kò sí ohun tí o lè wọn sálúbàtà sí.

Èmi ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Mi ò kì ń jẹun sákasàka. Mi ò dẹ̀ kí ń ṣe alájẹbánu. Ṣùgbọ́n bọ̀dá mi, ó máa ń jẹun báa nu ní gbogbo ìgbà, ó sì máa ń jẹun sákasàka. Ṣùgbọ́n èmi, mi ò kí ń máa ń jẹun sákasàka. Oúnjẹ tó dára, òun ni mo máa ń jẹ. Bẹ́ẹ̀ ni ìyá mi ná. Ṣùgbọ́n wọ́n kì ń jẹun báa nu. Wọ́n máa ń jẹun, wọ́n máa ń jẹun yànma yànma ni. Ṣùgbọ́n èmi, mi ò kí ń jẹun báa nu ní kankan. Mo jẹun dáadáa ni.

Mó máa ń lo ètò ìyẹn ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ìyẹn tí bá ti gbé sí, òun ni wọ́n pè ní àlàámù. Ti bá ti sọ wípé kí ó ràn mi léétí, kó dà, tó bá kú ìṣẹ́jú díẹ̀, yóò ti léétí. Mó sì máa kọ sílẹ̀ láti fi rántí. Mó máa ń kọ sínú ìwé kélébé tó wà lọ́wọ́ mi kí ń lè rántí, bí mo ṣe máa rántí àwọn àdéhùn nìyẹn. Tàbí kí ń sọ fún àwọn alábàánìṣiṣẹ́ pọ̀ mi wípé, kó ràn mi léétí, tó bá ti tó àsìkò báyìí, tàbí kí ń parẹ́, tàbí kí ń kọ sílẹ̀ nínú yàrá mi.

Ẹ̀mi ò kì í máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo lè pín owó pẹ̀lú àwọn ẹbí mi, ṣùgbọ́n mi ò kì ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nítorí gbogbo àwọn ọ̀rẹ́ mi kò sí oníbàárà láàrín wọn, kò sì sí ẹni tí ó ní owó ti tiẹ̀. Bẹ́ẹ̀ ni ẹbí mi náà kò sí oníbàárà láàárín wọn. Ṣùgbọ́n mo fẹ́ràn láti tọ́jú ìyá mi. Mo lè pín owó pẹ̀lú ìyá mi tàbí àwọn ọmọ mi kí inú wọn kí ó lè dùn. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi, mi ò kì ń pín owó pẹ̀lú wọn.

Rárá kò kí ń fò mí, mi ò tí rí ẹni kankan ní sàkání mi tí o fò náà rí. Kò sí ìgbà tí o fò mí rí. Kò tí fò ẹni kankan rí ní ọ̀dọ̀ tèmi. Èmi ò tí lè fi taratara mọ̀ bí o ṣe ń fò ènìyàn. Mi ní lè sọ púpọ̀ nínú ọ̀rọ̀ bí o ṣe ń fò ènìyàn níbí yìí, nítorí mi ò mọ̀ bí ó ṣe máa ń fò ènìyàn.

Ọmọ Jésù, òun ni mò ń ṣe. Nítorí náà, mi ò lè ní àlà burúkú. Àlà burúkú ò le é sunmo ọ́dọ̀ mi. Èmi ò kì í ní àlà burúkú ṣùgbọ́n ní ọdún bí i díẹ̀ sẹ́yìn lọ́hùn-ún, mo wo eré orí ìtàgé kan, èyí i tí wọ́n ti ń ṣe eré àjẹ́ àti oṣó. Bóyá òun ló jẹ́ kí n fi sùn lọ. Nígbà tí mo máa fi jí, mo rí pé àlà burúkú ni. Mo lá, àti ìgbà náà lọ́hùn-ún, mi ò kí máa wo eré burúkú ní alẹ́ kí má bà ní àlà burúkú. Tí bá ṣẹ máa wo àwọn eré líle báhun, mo máa wò ó ní ọ̀sán àbí kí n wò ó l'òwúrọ̀

Nígbà kọ̀ọ̀kan, pàápàá jùlọ tí mo bá sẹ̀ bí ọmọ, mo máa ń ṣiṣẹ́ láti ilé àti bí mo tí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, mò ń ṣiṣẹ́ láti ilé ni. Nígbà kọ̀ọ̀kan ni mo máa ń ṣiṣẹ́ láti ilé, kì í ṣe ní gbogbo ìgbà. Ìgbà kọ̀ọ̀kan tí ó bá wáyé tí ààyè rẹ̀ bá yọ, mo máa ṣiṣẹ́ ní ilé. Ṣùgbọ́n tí ààyè rẹ̀ ò bá yọ, mo máa lọ sí ilé iṣẹ́ mi láti lọ ṣiṣẹ́ mi. Nígbà kọ̀ọ̀kan ni mo máa ń ṣiṣẹ́ ní ilé.

Uhm, mo lè pín oúnjẹ mi tí ó bá jẹ́ oúnjẹ tí kì ń ṣe oúnjẹ tí mo fẹ́ràn, tàbí tí bá rí wí pé oúnjẹ tó pọ̀ jú ní, tí ó sì kà mí láyà, tí mo mọ̀ pé mi ò ní lè parí ẹ̀, mo lè pín oúnjẹ mi. Ṣùgbọ́n láìsí ìyẹn mi ò mọ̀. Tí kò bá pọ̀ jú mi ò ní pín. Mo lè pín oúnjẹ mi, tí ó bá pọ̀ jú mo lè bá ènìyàn pín.

Ní ọdún tó kọjá, mọ rìn ìrìn àjò lọ sí ìlú Kenya fún isẹ́. Èmi àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Níbẹ̀ ni a gbà lọ sí ìlú China láti lọ wo àwọn irin iṣẹ́ tí a máa rà fún ìdàgbà sókè ibi isẹ́. Mo máa ń rìnirìn àjò dáadáa nílé iṣẹ́ fún isẹ́ mi, ṣùgbọ́n ọdún tó kọjá òun ni mo ti rìnrìn àjò kẹ́yìn.

Bẹ́ẹ̀ni o, mi ò fẹ́ràn ẹ̀wà tàbí oúnjẹ tí a bá fi ògìrì sè. Mi ò fẹ́ràn òórùn ògìrì, ó máa ń kó mi, ó máa ń jẹ́ kí n kórira púpọ̀ púpọ̀. Mi ò fẹ́ràn rẹ̀, òun ló fàá. Ṣùgbọ́n tí bá rí ògìrì tí wọ́n fi sè tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹran sínú rẹ̀, mo lè torí ẹran jẹ ẹ́. Ṣùgbọ́n nígbà gbogbo mi ò fẹ́ràn ògìrì nínú oúnjẹ mi, mi ò sì fẹ́ràn ẹ̀wà láti jẹ nítorí ó máa ń múnu ta mi. Ògìrì, mo kórira rẹ̀ nítorí òórùn burúkú rẹ̀

Mo fẹ́ràn láti máa gbọ́ orin tí bá wà nínú ọkọ̀. Oríṣiríṣi orin ni mo máa ń gbọ́ tí bá wà nínú ọkọ̀, pàápàá jù lọ orin àpàlà àbo orin fújì ni mo máa ń fi sí tí bá ti wà nínú ọkọ̀. Èyí ò kí máa jẹ́ kí oorun kí ó kù mí, kò sì kí máa ń jẹ́ kí n rí ìrẹ̀wẹ̀sì ọkàn tí bá ti ń gbọ́. Bẹ́ẹ̀ ni mo máa máa jí orí lẹ́gbẹ̀ẹ́, lẹ́gbẹ̀ẹ́, lẹ́gbẹ̀ẹ́, àbí kí máa kọ orin náà tẹ̀lé olórin náà tí bá ti ń gbọ́.

Ah! Èmi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba ṣùgbọ́n a lè torí iṣu jẹ́ epo tí owó oṣù tàbí owó ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ máa san tí ó bá pọ̀ tí mo sì rí wí pé ó tó nítorí láti ṣiṣẹ́ ìta gbangba. À-à! Láì tilẹ̀ pinyàn méjì, màá fẹ́ ṣiṣẹ́ ìta gbangba. Owó ni ó máa mú mi sọ wí pé mo fẹ́ ṣiṣẹ́ ìta gbangba. Tí mo bá rí owó tó tó owó náà, mo lè rò ó láti ṣiṣẹ́ ìta gbangba. Ṣùgbọ́n tí owó náà ò bá tó owó, mi ò ṣiṣẹ́ ìta gbangba.

Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, tí n bá rí èyí tó dángájíá àbí èyí tí ò kí ń ṣe ìmẹ́lẹ́, èyí tí ó máa ń dé lásìkò, tí ò kí ń ṣe wípé ó máa ń pẹ́ dé ilé iṣẹ́, èyí tí ó kẹ́kọ̀ọ́ gbéye pooro, èyí tí ó sì mọ bí wón ti ṣe ń tọ́jú oníbàárà, tí ó mọ bí a ṣe ń sọ̀rọ̀ sí oníbàárà. Àwọn wọ̀nyí ni mo máa ń wò tí mo máa ń yàn lẹ́yọ̀ kọ̀ọ̀kan láti bá mi ṣiṣẹ́ papọ̀. Àwọn wọ̀nyí ni mo mọ wípé wọ́n máa mú ètò iṣẹ́ mi kó lọ dédé.

Ìgbà pọ̀ tí mó máa ń lò fóònù mi, ìyén ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní ojoojúmọ́. Mi ò lè ká íyé ìgbà tí mó máa ń lò ó. Gbògbò ìgbà ni mò máa ń lò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Gbògbò ìgbà ni fóònù mi ló máa ń bẹ ní ọwọ́ mi. Kò sí ìgbà tí èmi ò kí ń lo fóònù mi. Gbògbò ìgbà ni mò ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ìgbà tí mo bá ti lò ó, bóyá mo sùn tàbí iná lọ lórí fóònù mi, òun ni mi ò kí fi ń lò ó.

Mi ò ní ìgbà pàtó tí mo máa ra epo sí ọkọ̀ mi, ṣùgbọ́n mo máa ń ríi wí pé ní ọ̀sẹ̀ méjì méjì, mo máa ń rọ ilé epo ọkọ̀ mi kún bámúbámú tí kò sì tíì máa fún mi ní wàhálà. Ṣùgbọ́n nígbà mìíràn, mo máa ń wò pé bóyá kí màárọ̀ si bámúbámú ti bá rí i wí pé ọkọ̀ náà ò jẹ epo púpọ̀ tàbí mi ò lọ sí ìrìnàjò tó gùn gbọrọ.

Bẹ́ẹ̀ni mo máa ń lo èrọ ìdákẹ́jẹ́ tí mi ò bá ti fẹ́ kí àwọn ènìyàn pè mí wọlé àbí tí bá ti mọ̀ wípé mo ní nǹkan tó ṣe pàtàkì tí mi ò sì fẹ́ jekí àwọn ènìyàn fi ìpè tán fi dà mí láàmú. Mo máa ń lo èrọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ náà kì ṣe ní gbogbo ìgbà o, nígbà kọ̀ọ̀kan tí mo bá ti mọ̀ wípe mi ò lè ráyè òun ni ó fà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò nǹkan, mo máa ń ṣe àtúnlò nǹkan dáadáa. Tí mo bá rí aṣọ tí kò ì tíì gbó, mo lè tun lò ní ìlọ́po ìlọ́po ìlọ́po ìgbà. Mo máa ń ṣe àtúnlò irun orí, ti bá tu tán, ti bá ri wípé mo tún lè fi ṣe àrà ọ̀tọ̀, mo lè ṣe àtúnlò o rẹ̀. Mo máa ń ṣe àtúlo nǹkan dáadáa.

Ìmọ̀lẹ̀ òwúrọ̀ òun ni ọrùn, ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ òun ni òṣùpá. Tí bá ní pé ká wo dáadáa kò sí ẹni tí ò fẹ́ràn ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́. Ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù. Ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ òṣùpá ló máa tàn sí mi lórí. Tí bá ti wà ri òṣùpá, màá wá kígbe, háà! Daddy Messi ló dé yẹn. Màá wá ṣe, háà! Daddy Messi ti dé. Màá wá sọ pé, háà! Daddy Messi ẹ gbàdúrà fún mi o, bí mo ṣe máa ń ṣe ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ tèmi nìyẹn.

Mo fẹ́ kọ́ ìmọ̀ ìrànlọ́wọ́ ọrùn, èyí tó ń fi àwòrán ṣe. Òun ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. Ìmọ̀ ìrànlọ́wọ́ ọrùn, èyí ti won ń fi àwòrán ṣe, tí wọ́n fi ń ṣe oríṣiríṣi eré tí wọ́n fi ń polówó ọjà. Èyí tí wọ́n fi ń polówó ọjà, òun ni mo fẹ́ ṣe, òun ni mo nífẹ̀ẹ́ sí. Ìrànlọ́wọ́ ọrùn, èyí tó ń fi àwòrán ṣe tí ó máa bá mi máa polówó ọjà ni mo fẹ́ kọ́.

Ó rọrùn fún mi nígbà tí bá ń sùn, ìrọ̀rùn ló bá dé, kò bá ewu dé rárá. Ìrọ̀rùn ni mo máa ń ṣe tí bá ti ń sùn, ìrọ̀rùn ló bá dé. Ó rọrùn fún mi nígbàkígbà tí bá ti ń sùn. Ó rọrùn fún mi, mi ò ní parọ́. Ó rọrùn. Mi ò kí ń máa ń sùn àsùn gbàgbéra. Mi ò kí ń máa ń sùn àsùn para. Òun ló fi rọrùn fún mi láti sùn. Tí mo bá ti lu ìrọ̀rí mẹ́rin, mo máa sùn dáadáa ni.

Ẹtọ ìdárayá mi òún ṣe dáadáa. Nígbà mìíràn, mo máa ń ṣe ijó nínú iyewu mi tí èmi nìkan máa máa gbọ́ orin tí màá sì máa jó. Nígbà mìíràn, mo máa ṣe ere bojú bojú pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nígbà mìíràn, màá kọ̀ wà, màá máa dání kan korin nínú ìyewu mi. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nǹkan tí mo máa fi ń ṣe eré ìdárayá ni kí ń máa pàtán àló pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Fóònù alágbéka tí mò ń lò, èyí ayéará, ayaarábíàsá èyí tí mò ń lò, òun ni Samsung S9 pẹ̀lú olójú dúdú rẹ̀ èyí tí ó ní ìfowópamọ́ nínú tí mo sì ti ń ṣe gbogbo ohun ní orí rẹ̀. Alágbéka mi ni Samsung, mo fẹ́ran Samsung lọ́pọ̀lọpọ̀.

Rárá mi kò ní àwòrán lára, mi ò ya àwòrán sí ara mi. Nítorí mọ fẹ́ jẹ kí ara mi máa dán, mi sì fi àwòrán kankan kó wà lára mi. Òhun ni mo fi fi ara mi sílẹ̀ láì yà àwòrán kankan sí. Kò sí àwòrán lára mi bó ti wù kó kéré mọ́. Kò sí àwòrán kan àfi ibi tí mọ ti ṣubú lórí orukún mi, èyí tí ó fi apá sílẹ̀ síbi bẹ̀. Lẹ́yìn apá yẹn, kò sí àwòrán tàbí apá òmíràn ní ara mi. Mọ́ tónítóní ní ara mi wà.

Ṣé o rí alùpùpù kẹ̀kẹ́? Ọkọ̀ ójú ómi, èmi ò tíì gùn wọ́n rí. Mi ò tí gùn alùpùpù rí, nítorí mo máa ń bẹ̀rú rẹ̀. Ṣùgbọ́n mo lè gbé gẹ́gẹ́ bí oníbàárà. Kó bá mi lọ fi gbé ọjà lọ fún àwọn ènìyàn tí ó fẹ́ bá mi rajà. Ṣùgbọ́n pé kí èmi wá gbé ẹ̀rọ alù-- e, gùn ẹ̀rọ alùpùpù, èmi ò tíì gùn fún rára mí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni mo máa ń gun.

Nígbà mìíràn, pàápàá jùlọ nígbà tí ó bá bọ́ sí ọjọ́ ọdún tàbí ó súnmọ́ ìgbà ọdún, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí tí ó jẹ́ kí n ṣiṣẹ́ lọ. Ìyẹn sì túmọ̀ sí wípé tí mi ò bá parí rẹ̀, mo máa ní láti wá nígbà mìíràn láti wá ṣe. Òun ni mo fi máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ láti fi délé láti sinmi jẹ́jẹ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọorùn, mo ní gíláàsì ọorùn tí ó pọ̀, mo ní èyí tí ojú rẹ̀ ṣe gbọ̀ǹgbọ̀ǹ, mo ní gíláàsì oọrùn èyí tí ojú rẹ̀ ṣe fẹ̀ńfẹ̀, mo ní gíláàsì ọorùn èyí tí bá gbe sójú tó máa rí róbótó, mo ní gíláàsì ọorùn èyí tí bá gbe sójú tó máa rí rogodò, mo ní gíláàsì ọorùn bí ọgbọ̀n sínú ilé mi lórísìírísìí, lórísìírísìí tí mo ti rà dé láti ìlú òyìnbó.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Tí o bá rí mi, mi ò kí ń ṣe ènìyàn tó sanra. Ara mi fẹ́rẹ̀ nílẹ̀ láti gbé. Mo lè sáré dáadáa, kódà mo sáré jù ìbọn lọ. Èmi àti ẹṣin ni a jọ máa ń ṣe eré sísá yìí. Òun ni mo fi mọ̀ wípé mo mọ eré sá. Díẹ̀, òun ni mo máa ń fi na ẹṣin náà. Òun mo fi mọ̀ pé mo mọ eré sá púpọ̀. Eré onígi, eré relay eré yẹgi fún, eré fò sókè. Oríṣiríṣi eré ni mo máa ń sá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Pápa jùlọ, ọ̀pọ̀ ǹkan tí mo mọ̀ ní ayé mi orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́. Íńtánẹ́ẹ̀tì, ẹ̀rọ Yútùùbù, Yútùùbù ó ní oríṣiríṣi àwòrán àti oríṣiríṣi fídíò tí mo ti le kọ́ ǹkan. Tí mi ò bá kọ́ lóri Yútùùbù, màá kọ́ lórí ìrànlọ́wọ́ ohùn kí ń bèèrè lọ́wo e bí mo ṣe le ṣe àbí kí ń bèèrè lórí Ìnsítágírámù. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà orí Yútùùbù ni mo ti máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Rárá, mi ò tíì béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ero rí. Ohun tí mo máa sábà ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀, òun ni ìrànwọ́ ohun tàbí kí n gbe lọ sí ọ̀dọ̀ ẹnginíà tàbí kí n béèrè lọ́wọ́ àwọn tí a jọ ń ṣiṣẹ́ bóyá wọ́n mọ̀ nípa rẹ̀.

Rárá, mi kò fi máa ń fi ìdáàbòbò òórùn sáré, nítorí kò ràn mí lọ́rùn láti máa fi ìdáàbòbò òórùn sáré. Mo fẹ́ràn kí n sáré, kí n má ní ohunkóhun ti ó máa dí mi lọ́wọ́ àbí èyí tí ó máa fa ìnira fún mi láti sáré láti jáwe olúborí, èmi ò fẹ́ràn láti máa fi ìdáàbòbò òórùn sáré.

Mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi, mo máa ń ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo àwọn tí ó wà láyíká mi náà ló máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ̀. Gbogbo ìgbà ni a máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ̀. Nítorí tí o bá ti ṣe ìmúdójúìwọ̀n software rẹ, o ò ní le lo software rẹ dáadáa, ó máa ṣe ségesège àfi bí iná mọ̀nàmọ́ná.

Gbogbo nǹkan ló ní àkókò. Tí mo bá ti wà nínú ìlà, mo máa ń ṣe lílo àkókò mi dáadáa. Mi ò sì kíjẹ́ kí nǹkan kí ó pa nǹkan lára. Mo ti mọ̀ wípé bóyá ogún ìsẹ́jú ni mo fẹ́ lò lórí ìlà, òun ni màá sáré lò pápàpá tí mi ò sì ní jẹ́ kí ohun mìíràn kó déba.

Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń ran ènìyàn lọ́wọ́. Nígbà mìíràn tí n bá ń jáde, tí bá rí àwọn ènìyàn tí ó sì ń wa ọkọ̀ tí wọ́n fẹ́ wọ̀ lọ sí òde, mo lè sọ wípé kí wón wọ inú lé sínú ọkọ̀ mi kí n gbé wọn dọ́nà. Ẹ̀lòmíràn tí bá rí pé ó kú díẹ̀ kà tò fún, mo lè fi owó rààn lọ́wọ́. Ẹ̀lòmíràn tí bá mọ̀ wípé bóyá kò ní oúnjẹ sílé, mo lè ra oúnjẹ kí n gbélé lọ́wọ́, kí òun fún rara rẹ̀ kó lọ máa sè nílé. Mo ti fi ilé ran èèyàn lọ́wọ́ rí, tí ò nílé gbé. Tí onílé tí ó ti le kúrò nílé, mo sì gbà sínú yàrá mi kí òun náà máa gbé níbi ibẹ̀. Oríṣiríṣi ọ̀nà ni mo ti fi ran àwọn ènìyàn lọ́wọ́. Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́.

Mi ò tíì rò bóyá iṣẹ́ tí pọ̀jù rìí tí màá fi wá pàrọ̀ ọkàn, nítorí mo fẹ́ran iṣẹ́. Iṣẹ́ kankan ò sì kín ró mi lójú. Mi ò tíì rò dé ibi tí màá ti sọ wípé mọ fẹ́ pàrọ̀ ọkàn. Kò sí iṣẹ́ tó ń ró mi lójú, kí wá nídi tí màá fi sọ wípé mo fẹ́ pàrọ̀ ọkàn. Mi ò kí ń pàrọ̀ ọkàn, nítorí kò sí iṣẹ́ tó ń ró mi lójú láíláí.

Ní àkà imoye ìgbà, mo ti ṣìnà rí. Nígbà mìíràn tí mi ò bá fẹ́ bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn, bóyá mo lo ẹ̀rọ Google tí wọ́n fi ń bèrè ọ̀nà, àbí mo lọ bèrè lọ́wọ́ ẹni tí ò mọ ọ̀nà ń júwe, mo lè ṣìnà. Àká imoye ìgbà, mo máa ṣìnà tí màá sì wò ó, ṣùgbọ́n tí bá ṣìnà, màá wá ibi tó súnmọ́ tí mo lè ti bèrè ọ̀nà. Nítorí wọ́n ní pé, "A bèrè ọ̀nà kò kí ń ṣìnà." Tàbí kí n pe ẹni tí mo fẹ́ lọ bá, àbí mo lo GPS mi kí n fi wò si. Mi ò kí ń má ṣìnà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà but, mo ti ṣìnà rí.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, mo ní adìẹ tí mò ń sìn, mo ní ajá tí mò ń sìn, bẹ́ẹ̀ ni mo ní ewúrẹ́ tí mò ń sìn, mo ní ológbò tí mò ń sìn, bẹ́ẹ̀ ni mo ní àgùntàn èyí tí mò ń sìn. Ṣùgbọ́n èyí tí ó wù mí láti rà láti sìn báyìí ni pẹ́pẹyẹ. Ti bá rí pẹ́pẹyẹ, mo máa rà á, màá sì ṣe omi kékeré sí ẹ̀gbẹ́ ibi tí yíó ti máa wẹ̀. Ṣùgbọ́n nínú gbogbo ẹranko tí mò ń sìn yìí, adìẹ ni mo nífẹ̀ẹ́ sí jù nítorí tí ebi bá pa mi dójú à mi nígbà mìíràn, máa yá a mú, máa dà á dùbúlẹ̀, màá ti ọbẹ̀ bọ̀ọ̀lọ́rùn, máa dùn bú rẹ̀, màá sè é, màá sì jẹ ẹ́.

Mo fẹ́ràn coffee ju tea lọ. Coffee ò kí ń jẹ́ kí oorun kùn mí, ṣùgbọ́n tea lẹ́gẹ́ tí bá mú ni oorun yóò máa kùn mí, tí má sì máa tó gbé. Òun mo fi fẹ́ràn coffee ju tea lo. Coffee máa ń jẹ́ kí n wà ní ìgbà gbogbo láìsí wàhálà. Òun mo fi fẹ́ràn coffee ju tíì lọ. Èmi kò fẹ́ràn tíì rárá. Mo fẹ́ràn coffee, coffee àti ẹyin.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Nítorí tí bá wọ ilé ìjọsìn, kò kí ń sí ìrònú fún mi. Ara mi máa ń dá ṣáká láti jó, láti gbàdúrà, láti yin Ọlọ́run lógo àti láti tún gbọ́ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe. Ilé ìjọsìn ni èmi fẹ́ràn láti máa lọ jù.

Mo máa n ṣàyẹ̀wò íméèlì mi ní àkàìmoye ìgbà lójúmọ́. Pàápàá jùlọ, tí mo bá n rẹ́tì àtẹ̀ránsẹ́ pàtàkì kan, mo máa fẹ́ máa dúró lórí ìlà kí n lè fèsì ní kíákíá bí n bá ṣe rí ìméèlì náà. Mo máa n ṣàyẹ̀wò íméèlì mi bí mo ṣe máa n ṣàyẹ̀wò ẹ̀rọ wásapù mi náà ni àti ẹ̀rọ olúkálùku ìyókù. Mo máa n ṣàyẹ̀wò íméèlì mi lóore kóòré ní gbogbo ìgbà, ní gbogbo àsìkò.

Mo máa ń palẹ̀mọ́ ọjà mi, èyí tí ó jẹ́ kí ó dúró síbi tí omi wà. Mi ò ní gbe lọ síbi tí omi wà nítorí tí ìrẹsì gbígbẹ tó bá fara kan omi, ó máa tètè bàjẹ́. Tàbí tí gààrí gbígbẹ tó bá fara kan omi, ó máa tètè bàjẹ́. Mi ò kì í fẹ́ kí omi kó kan àwọn ọjà mi nítorí ó gbúdọ̀ wà ní gbígbẹ àti ní dídára ní gbogbo ìgbà. Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi nítorí mi ò fẹ́ jẹ́ kó bàjẹ́ kí àwọn oníbàárà mi má bà bínú sí mi.

Orí ò ki máa ń fọ́ mi. Kódà tí orí ti fọ́ mi kẹ́yìn, ó ti lé ní ọdún mẹ́rin, èmi ò kí ń rí ògùn ẹ̀fọ́rí. Orí òkè máa ń fọ́ mi nítorí mo máa ń sùn lásìkò tó jẹ́ kí n sùn, mo sì máa ń jí lásìkò tó yẹ kí n jí. Mo ń jẹ oúnjẹ tó dára, mi ò kí ń máa gbọ́ orin tó dúdú gbàọ̀gbà. Ìwọ̀n bá díẹ̀ ni mo máa ń yín orí mi sókè síi. Mi ò kí ń yín sókè dé ibi tí a ti máa mú orí fọ́ mi, mi ò sì kí ń jẹ ohun tí a máa mú orí fọ́ mi, bẹ́ẹ̀ ni mi ò kí ń dirun tó le dé ibi tí a ti mú orí tó fọ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá. Nígbà mìíràn, màá kijó mọ́lẹ̀, màá máa jó. Nígbà mìíràn, màá máa dánìkan korin. Nígbà mìíràn, mo lè lọ ṣeré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Nígbà mìíràn, mo lè lọ ṣeré ìdárayá ní ojú titì èyí tí màá ti máa ju apa ju ẹsẹ̀. Mo máa ń ṣeré ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Mo máa ń ṣe ètò ǹkan mi ní ẹsẹ lẹ́sẹ. Mi ò kí ń fẹ́ kí ǹkan mi kó dàrú. Létòlétò, òun ni mo máa ń ṣe ǹkan mi. Ǹkan tí ó jẹ́ kí gbé fún, á, mi ò ní gbe fún gbì. Ǹkan tí ó jẹ́ kí gbé fún gbì, mi ò ní gbe fún fí. Gbogbo ǹkan ni mo máa ń ṣe létò lẹ́sẹsẹ. Ayé epo á wà ní epo. Ayé òróró á wà ní òróró. Ayé omi á bọ́ sí apá ibi tó mi wà. Mi ò fẹ́ ìdàrù rárá lórí àwọn ǹkan.

Rárá mi ò kí ń wọ ìbọrùn mi ò fẹ́ràn ìbọrùn. Mi sì kì n fẹ́ aṣọ tí ó bá bo ọrùn mi. Mo má fẹ́ kí n ṣẹ́ àyà sì kín ṣẹi èjìká mi sì kí aṣọ mi kí ó bẹ̀rẹ̀ láti orí èjìká mi. Mi ò kí ń wọ ìbọrùn. Àwọn dókítà ni ò dàbí wí pé wọ́n má ń fẹ́ràn ìbọrùn. Tọ n bá ti wá gbé ìbọrùn si wọ́n wa a máa sọ pé kò sí ẹni tó dàbí wọ́n. Wọ́n ní pé àwọn dókítà má ń ní ìgbéraga òun lọ́ fi máa ń lo ìbọrùn.

Bẹ́ẹ̀ni, nítorí mo fẹ́ràn àṣà lọ́pọ̀lọpọ̀. Mo máa ń lọ sí ilé ìsẹ̀ǹbáyé láti lọ wo oríṣìíríṣìí tí àwọn bàbá nlàákú bàbá wa tí wọ́n ti gbé ṣe, kí láti gbọ́ ìtàn tuntun nípa èyí tí a àti ẹ̀ ti gbọ́ rí, láti wo àwọn eré àti oríṣìíríṣìí tí wọ́n ti gbẹ́ ní ọ̀nà, láti wo àwọn àwòrán èyí tí wọ́n ti lò rí ní ayé àtijọ́ kó tó di wípé wọ́n bírú àwáyi, láti wo oríṣìíríṣìí ti nǹkan tí àwọn jagunjagun àti nǹkan tí àwọn ènìyàn tí wọ́n kó lẹ́rú tí wọ́n ti ṣe.

Oṣù kan ni wọ́n fún mi láti fi sinmi ní ọdún, ṣùgbọ́n ìyẹn túmọ̀ sí ọ̀sẹ̀ mẹ́rin. Ṣùgbọ́n mi ò lè gba odidi oṣù kan, wọ́n lè bá mi pín ní ọ̀sẹ̀ kan ní oṣù mẹ́ta, tàbí ti bá fẹ ní ọ̀sẹ̀ méjì ní oṣù mẹ́fa, tàbí ti bá fẹ ní ọ̀sẹ̀ mẹ́ta ní oṣù méje, màá sì tún ṣe ọ̀sẹ̀ kan nígbẹ̀yìn ọdún. Bí wọ́n ṣe máa ń ṣe é fún mi nìyẹn, ṣùgbọ́n ti bá ka gbogbo rẹ̀ papọ̀, ó túnmọ̀ sí wípé oṣù kan nínú oṣù méjìlá, òhun ni mo fi máa ń sinmi ní ọdún. Ṣùgbọ́n wọn ò ní ko fún mi ní ọwọ́ kan pé oṣù kan ni ko lọ fi sinmi. Wọ́n á bá mi pin kélekèle ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun. Mó fẹ́ràn láti máa lọ sí etí òkùn ní ọ̀pọ̀lọpọ̀, kí n lọ máa fi ómí ṣeré. Bí a sáré tẹ̀lè ómi, kí ómi tún sá tẹ̀lé padà. Kárí àwọn afẹ́fẹ́ èyí tí ó máa ń fẹ́ lé etí òkun, kí n kò orúkọ mi sí orí iyanrìn èyí tí ó wà ní etí òkun, kí ómi kó sáré wá kó wá pa orúkọ mi rẹ lórí iyanrìn. Kí dókítà náà mú kó kò orúkọ rẹ̀ náà sí i, kí omi sáré kí ó wá parẹ́. Ṣùgbọ́n dókítà kò tíì lọ sí etí òkun rí. Dókítà kò mọ bí òkun ṣe rí. Ṣùgbọ́n èmi mo ti lọ sí etí òkun dáadáa.

Mo fẹ́ràn àjọ̀dún èwe ní ilé ìsinmi wa. Ṣẹ́rí àjọ̀dún èwe yìí, wọ́n máa ń kó èso oríṣiríṣi wá bí kọ́ ń gbé mángòrò, kọ́ ń gbé ìbẹ́pẹ, kí wọ́n gbé oríṣiríṣi wá, ko fi wọ́n fi wá ṣe àjọ̀dún. Bẹ́ẹ̀ ni àwọn èwe, wọ́n a sì máa kọrin "Òdòdó ni wá o, a kì í ṣàìmọ̀. Òdòdó ni wá o." Mo fẹ́ràn àjọ̀dún èwe ní wọ́n máa máa kọrin tó máa máa ṣe oríṣiríṣi eré ìdárayá fún wa nínú ìjọsìn. Àjọ̀dún èwe máa ń dùn, wọn máa gbé ọtí ẹlẹ́rìndòdò wá, wọn máa gbé bisikí wá, wọ́n sì máa gbé páákí wá sínú ilé ìjọsìn.

Ah! Ibi tí ó máa wùmí láti lọ fún ìsinmi ni ìlú àwọn Hausa. Ìlú àwọn Hausa ó máa wù mí kí n lọ sinmi níbẹ̀. Kí n rí bí ọ̀bọ ṣe ń fò kiri, kí n rí bí wọ́n ṣe ń jẹ másá, kí n rí bí àwọn ọmọdé ṣe fi ń yànrìn, tán ṣe fi ń mọ ilé, kí n rí oríṣìíríṣìí, kí n rí àwọn ọba wọn ládéládé, kí n tún gbọ́ èdè tuntun mìíràn èyí tí mi ò gbọ́. Òun ni ó máa wùmí kí n lọ fi ṣe sí mi.

Tí mo bá fẹ́ sin àbí tí mo bá sin, mo máa lo aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́, màá fi bo imú tí màá sin sí, àbí kí n tọrọ gáfárà níbi tí bá jókòó sí wípé ẹjọ́, ẹ má bínú, màá sin, tàbí tí bá sin tán, màá wá bẹ̀ wọ́n. Ẹ jọ ẹ má bínú, ó jábọ́ ní mú mi ni. Mi ò mọ̀ gbà tí mo sin. Bí mo ṣe máa ń sin nìyẹn, tí bá dẹ̀ sin tán náà, màá mú ọwọ́ mi, mo máa fọ̀, màá sì gbọn ara mi nu nítorí mi ò fẹ́ kó sínsin ran ẹlòmíì.

Èmi ò fi taratara mọ ohun tí o fẹ́ sọ nípa àtọwọ́dọ́wọ́ níbí bí yìí. Ṣùgbọ́n tí wọ́n bá sọ pé ìgbàgbọ́, ìgbàgbọ́ tí mo gbàgbọ́ ni ti Kristi Jesu tí ó kú fún mi tó rà mí padà. Òun ni mo gbàgbọ́. Ìgbàgbọ́ tí o bá ń sọ tí ò bá ti ń ṣe ti Kristi Jesu, mi ò gbàgbọ́. Nítorí ohun tí mo gbàgbọ́, òun ni mo mọ̀. Ohun tí mi ò mọ̀ kò sí bí mo ṣe le gbàgbọ́. Ohun tí mo bá tún mọ̀ tí kò bá tọ́ kò sí bí mo ṣe le gbàgbọ́

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá, ní ìgbà tí mo bá ti ń ro àròjinlẹ̀, àròjinlẹ̀ níbi tó dákẹ́ lọ́lọ́, tí mo sì fi orin tí mo fẹ́ràn jù lọ ní fújì, mo máa ń yí ohun rẹ̀ lọlẹ̀ dáadáa, ṣe ni ó máa dún ní abẹ́lé abẹ́, kí èrò mi kí ó le jáde ju ohun tí mò ń gbọ́. Tí mo bá wẹ̀ tán, pàápàá jù lọ ní ọ̀gànjọ́ òru, nígbà tí gbogbo ibi bá ti dá. Àwọn ìgbà tí mo máa ń mú èrò tuntun wá nù yẹn.

Kí tó lọ sùn mo máa jẹun, kí tó lọ sùn mo máa bọ́ sí ilé ìwẹ̀, mo máa wẹ̀ dáadáa, kí tó lọ sùn mo máa gbàdúrà sí ọlọ́run, màá gbàdúrà sí ọlọ́run tán, màá bọ́ sí orí bíbélì mi, màá ka bíbélì, màá ka owó mi, màá fi ọkàn rò àwọn ohun tí mo ti ṣe ní ọjọ́ náà bóyá mo ṣe dáadáa àbí ó kú díẹ̀ kaató. Màá sì wo àwọn ibi tí mo ti le yípadà àti ibi tí mo ti le fàákekú títí dìgbà tí orun yiò fi mú mi. Èmi máa dúró, màá ṣe àwọn ohun tí ó yẹ́ kí n ṣe.

Oṣù Kọkànlá ni mo fẹ́ràn nínú ọdún jù nítorí oṣù náà òun ni wọ́n bí mi. Èmi ní gbàgbọ́ pé oṣù náà ló dára jù lọ ní gbogbo oṣù. Mo sì tún ní gbàgbọ́ wípé kò sí oṣù tí ó dàbí oṣù tí a ti gbé bí mi nítorí òun ni oṣù tí ó súnmọ́ ọdún kérésìmesì. Oṣù tí mo fẹ́ràn jù lọ ni oṣù tí wọ́n bí mi nítorí mo mọ̀ pé àwọn ènìyàn máa súnmọ́ mi, waa bámi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, òun ni mo fi fẹ́ràn oṣù náà.

Mo máa ń tọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀. Kíni, mo máa fẹ́ kí o jáde ki gbatẹ́gùn sí ara mi náà. Ikeji, mo máa ra ìpara àti ọṣẹ èyí tí mo fi ń tọ́jú ara mi. Ikẹta, mo máa ra aṣọ tó da tí mo máa ń wọ̀ sí ọrùn ara mi. Ikẹ́rín, mo máa ń jẹ oúnjẹ tó da sínú ara mi. Ìkẹfà, mí ò kí jé kí ìbàje awọ̀n ènìyàn, kó dà tìte mí dúró bí mo ṣe ń tọ́jú ara mi ni. Íkarùn, mo fẹ́ràn kí n mu ọ̀pọ̀lọpọ̀ omi kí ara mi kí ó le jọ̀lọ̀. Íkaaje, mo fẹ́ràn kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí wọn ò mọ ọ̀ pá mi, kí n sọ ohun tí mo fẹ́ sọ kí sì kúrò lórí rẹ̀. Íkarùn, mo fẹ́ràn láti tọ́jú ara mi nígbà gbogbo tí mo máa ń lo òróró tí màá fi pa ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn lórí amúnimááworan mi. Àwọn ètò tí mo ṣì máa ń wò ni lábẹ́ ọ̀run. Mo fẹ́ràn kí ń wo àgbà oṣikà, mo fẹ́ràn kí máa wo Bọ̀rọ̀kìnì, mo fẹ́ràn láti máa wo ètò àwọn aládùn dé, mo fẹ́ràn láti máa wo ètò a àjìrẹ bí, mo fẹ́ràn láti máa wo àwọn ètò lóríṣiríṣi lórí igbà ẹ̀mi, òhun ni mo fi máa ń fẹ́.

Àgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn kò sí bó tiì ṣe rí yàtọ̀ dára. Àgbésọ́pọ̀ iṣẹ́ tí mo ṣe rí dáadáa ni. Ágbéyẹ̀wọ̀ iṣẹ́ tí ó kẹ́yìn òhun ló sì dùn jù. Nígbà tí mo gbeyẹ̀wò bí mo ṣe wò ó bó ṣe lọ, iye tí a ná, iye tí à ń retí láti rí láti rí bẹ́. Oríṣìíríṣìí ni mo ti dè sílẹ̀, òun ni mo fi mọ̀ pé bí màá ṣe ṣe é nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orí ilé. Nọ́mbà fọ tì nọ́mbà tí mò ń lò. Iyẹn ọgọ́rin òun ni nọ́mbà orí ilé mi. Nọ́mbà orí ilé tí mò ń lò nìyẹn ọgọ́rin nọ́mbà tí kò sì sí ènìyàn kẹ́ẹ̀níyàn tí ó lè wá súnmọ́ mi tàbí kó sọ̀rọ̀ mi láìda nítorí nọ́mbà ilé mi kó papọ̀ mọ́ nọ́mbà ilé ẹlòmíràn.

Ní ọjọ́ ìsinmi èyí tí a lò tán yìí ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Ni gbogbo ọjọ́ ìsinmi ni èmi àti àwọn ọ̀rẹ́ mi máa ń pàdé tí a máa ń jó tí a máa ń yò mọ́ra wa. Bí a bá ti pàdé a máa ń ṣe fídíò call láti mọ ohun tó ṣẹlẹ̀ àti ohun tó kù láti gbé ìgbésẹ̀ rẹ. Bí a ṣe rìn ní títí wá ní kí wá lè ń ṣe, mo dúpẹ́.

Pẹ̀lú ìfẹ́, ìfọ̀kànbalẹ̀, àdúrà, àti mímọ àwọn òṣìṣẹ́ ní ẹyọ kọ̀ọ̀kan, kó mọ́ oúnjẹ tí imi fẹ́ràn àti eléyi tí imi i kórira. Ní báyìí, o fẹ́ kí n sọ bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Bí mo ṣe máa ń darí è nìyen, mi ò kí ń kanra mọ̀ àwọn òṣìṣẹ́ mi, mi o ṣi kiń wuwà búruku.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Èmi ni àwọn ọ̀rẹ́ mi máa ń pè ní kòkòrò ajó bi ewé. Tí mo bá ti fi orin tí mo fẹ́ràn sì, tí ó sì ti yin ṣóòkè, mo lè jó láti èní yìí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo máa ń jó rẹ́kẹrẹ̀kẹ́ ni, mo máa ń jó gàlálà, mo máa ń jó pàǹpà, mo máa ń jó jó jó kí n jó, ijó ló ni jónjó, ijó ni mo máa ń jó.

Àwọn ọ̀rọ̀n àṣà nọ mi bí mo ti ṣe máa ń rántí wọn, mo máa ń kọ wọ́n sílẹ̀ tàbí kí n sọ fún Siri kí ó ran mi létí tí ó bá ti tó àsìkò. Mo le sẹ́tì àláámu mi kí ó ran mi létí bí mo ti ṣe máa ń rántí rẹ̀ nìyẹn àti wípé mo máa ń kọ sí gbogbo ibi náà. Mo máa ń kọ́ kalẹ̀ pẹ̀lú ìwé àti gègé, awọ́n ni mo fi máa ń kọ sílẹ̀.

Bí mo ṣe máa ń ju ìṣòro ayárabíàṣá mi, èyí tí bá rí wípé ó kọjá ìmọ̀ mi, mo lè gbé fún ẹ̀gbọ́n mi, èyí tí ó mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá kí ó bá mi ṣe. Tí ó bá sì kọjá ìmọ̀ rẹ̀ náà, ó máa sọ fún mi kí n gbe lọ sí ilé ibi tí wọ́n ti ń ta ẹ̀rọ ayárabíàṣá, kí àwọn àgbà nínú àwọn tí ó ń ṣe ẹ̀rọ ayárabíàṣá kí ó bá mi tún ṣẹ. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ohun tí mo máa ń, tó máa ń jẹ́ ìṣòro fún mi níbẹ̀, àwọn ohun tí mo lè ṣe ni. Tí mi ò bá sì lè ṣe, ó dá mi lójú wípé ẹ̀gbọ́n mi àgbà ó máa lè ṣe fún mi.

Bí mo ti ṣe máa rí dájú wípé ọjà mi dára ni wípé èmi ti ní àwọn oníbàárà pàtó tí mo máa ń bá rajà. Mo sì máa tún rajà láti ilé-iṣẹ́ tí wọ́n ti ń ṣe ọjà náà gangan kí wọ́n bá bà fún mi ní èyí tó ti jẹ́ ayédèrú. Ó máa jẹ́ eléyìí gangan tí àwọn onílé-iṣẹ́ tí wọ́n ṣe fún ara wọn gangan. Ohun lè mi máa ń rà jáde láti ilé-iṣẹ́ náà. Ohun mo fi máa ń rí wípé ọjà mi dára ní gbogbo ìgbà. Èmi ò kí ń máa rajà ní abẹ́lé tàbí mo rà níbi tí mo mọ wípé kì ń ṣe àwọn èyí tó da ni wọ́n ń tà. Èyí tó bá ti ṣe ayédèrú nítorí ó ti pẹ́ tí mo ti ń ṣe ọjà mi, mo ti máa mọ èyí tó jẹ́ ayédèrú. Màá sì dápadà, màá sì gba owó mi. Èyí ni mo fi ń rí dájú wípé ọjà mi dára ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi. Ẹ̀rọ ọlọgbọ́n tí mo máa ń sọ fún kó bá mi ṣí ìlẹ̀kùn, èyí tí màá sọ fún kó pa fèrèsé tàbí kí ó pa iná. Àbí èyí tí màá sọ fún wipé kó bá mi tan ohun ní àsìkò tí ó bá wù mí. Mo máa ń lo ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi dáadáa. Kódà mo ní èyí tí mo máa ń lò láti sọ pé kó bá mi kí àwọn àlejò mi ní èdè tí ó bá ti wù mí. Ẹ̀rọ ọlọ́gbọ́n ń bẹ ní ilé mi, èyí tí wọ́n ń pè ní gúgú, òhun ni mo máa ń lò. Ìgbà mìíràn, òun ni ó máa bá mi ṣí ìlẹ̀kùn ìta gbangba.

Mí ò ki máa ń tọrọ àforíjì ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí mo bá rí i wí pé mo ti jẹ̀bi, màá wá lọ, màá rẹ́rìn músẹ́, màá ṣe àwàdà díẹ̀, màá sì bẹ́ ẹni náà wí pé "Dákun, má bínú, mo mọ̀ pé mo jẹ̀bi. Ṣé o lè forí jìn mí fún ìwà ẹbi tí mo ti jẹ? Kò sì sí wàalà. Tí ó bá bínú jù, mo lè ra nǹkan fun láti fi tú nínú. Ṣùgbọ́n tí óo bá bínú, mo lè rẹ́rìn sí í kí n sọ ọ̀tàn ẹ́ mí fún, ìtàn tí mo mọ̀ wí pé á mú inú rẹ̀ dùn. Tàbí kí nkọ wá oúnjẹ alárànbarà kan kí n sè, kí n gbé fun ẹni náà láti tọrọ àforíjì.

Rárá, mi ò kí máa ṣe eré ìdánì. Eré èyí tí wọ́n bá ti kọ́ mi, òun ni mo máa ń ṣe. Eré ìdánì jẹ́ èyí tí ó máa tètè ń sún ènìyàn, pàápàá jùlọ tí ìwọ nìkan bá dánìkan ṣe tí o pa àwọn ìyókù múra. Ó máa ń sún eeyan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Òun ni mo fi máa ń, tí mi ò kì í fi máa ń ṣe eré ìdánì.

Bí mo ṣe máa ń ṣètò íméèlì mi, màá kọ́kọ́ kọ́ ṣíbí ọ̀tọ̀. Èyí tí màá kà láti ríi bóyá ọ̀rọ̀ tí mo fẹ́ fi ránṣẹ́ bóyá ó kúnjú wọn. Màá sì tún bere lọ́wọ́ ìrànwọ́ òun láti bá mi wò ó bóyá ó kúnjú mọ́. Tí ò bá kúnjú mọ́, ó máa fi kún ǹkan tí ó fẹ́ kí ń ṣe sí i. Tó bá sì kúnjú wọ́n, a ní pé ó dá kí máa lọ bá òun. Òun ni mo fi máa ń bèrè lọ́wọ́ ẹ̀rọ ayára bí àṣá mi tó bá ti kúnjú wọ́n láti mọ bí mo ṣe máa ṣe ṣètò àwọn íméèlì mi.

Ní gbogbo òwúrọ̀, mo ti ṣàlàyé fún ọ rí, tí mo bá ti gbàdúrà, tí mo bọ́ sí ilé ìwé, tí mo dáná oúnjẹ tí màá jẹ, tí mo jẹun, tí mo yin Ọlọ́run lógo, tí bá ti ṣe gbogbo èyí, àwọn ohun ní mo máa fi ń ṣe ní òwúrọ̀ mi, tí mo bá ṣetán, àwọn ẹlòmírì n tẹ ìwọ́rí sí màmá kí ó ṣebé, ó máa palẹ̀ ẹ mọ́

Bẹ́ẹ̀ni mo ní ọkọ̀. Ọkọ̀ méjì ni mo ní. Mo ní ọkọ̀ èyí tó kéré tí mo máa ń gbé lọ ibiṣẹ́ lóòrèkóòrè. Mo sì ní ọkọ̀ gbẹ̀mùgbẹ̀mù kan iyẹn mo máa ń gbé lọ sí òde, tí wọ́n fi máa mọ̀ pé ọwọ́ ti wà ní ọwọ́ mi kí wọ́n máa bùjẹ bùdànù ló loku bí mo ti ṣe máa ń ṣe nìyẹn.

Mo fẹ́ràn ìgbona jẹ́jẹ irú tí gáàsì nínú yàrá mi, mo sì fẹ́ràn ìgbona jẹ́jẹ tí óní igi ní etí yàrá mi, mo sì fẹ́ràn ìgbonajejẹ́ heater, room heater. Mo fẹ́ràn ìgbona jẹ́jẹ èyí tó mú ilé gbóná jẹ́jẹ.

Tí o bá wòó dáadáa, mo ti fèsì sí ìbéèrè yìí nígbà kan, ó sì tún jọ mí lójú wípé o padà tutù béèrè. Èmi ò kí máa ń ní ìṣòro ní ilé iṣẹ́, kò sí, ṣùgbọ́n tó bá wà, mo máa dojúkọ, mo sì máa ṣẹ́gun rẹ̀. Mi ò ní ìṣòro ní ilé iṣẹ́ àyàfi ọmọbìnrin afin kan, èyí tí ó máa ń ranjú mọ́ mi, tí ó máa ń wá wàhálà mi ní gbogbo ìgbà. Yàtọ̀ sí yẹn èmi ò ní ìdojúkọ ìṣòro ní ilé iṣẹ́ mi.

Rárá, èmi kò fẹ́ràn láti wá ní òru, mo máa bi lékan kì í rìn òru. Mi ò fẹ́ràn láti wá ní òru, èyí ti bá le wà ní òwúrọ̀ tí mo wá ní ọ̀sán tàbí èyí tí mo wá ní alé kí ojú ọjọ́ kó tó di òru kí ẹni bẹ́ẹ̀ kí ó fara mọ́. Èmi ò fẹ́ràn láti wá ní òru.

Ká tó rí kí àwọn ènìyàn máa ń bèrè lọ́wọ́ mi ṣùgbọ́n nǹkan tí ó ti mọ́ mi lára ni, tí ó bá ṣáá ti di ago márùn-ún, mo máa jì déní sá. Mi ò need aláàmù tàbí ohun tí á ran mi létí wí pé ó ti tá àsìkò kò díde tàbí èèyàn láti wá kanlẹ̀kùn mi pé kí n díde. Ní ọ̀pọ̀lọpọ̀ ogbà, ní gbogbo ọgbà, kíí má ni lọ́kọ̀ọ́lọpọ̀ igbà, mo ti mọ asiko tí mo máa jí, mo sì máa jí náà tí ó bá ti di àkókò náà. Lai si wà láà nínú.

Tí òjò bá ti rọ̀, mo máa ń po coffee, màá dín ẹyin sí, màá fi aṣọ bora, màá wá máa wo fídíò ní orí Íńtánẹ́ẹ̀tì, màá máa ṣeré lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí ma gbónrin, tàbí kí n sùn kí n fi aṣọ bora kí jẹ́ kí aríwo òjò kó máa tutù mó mi kí n máa sùn lọ. Òhun ni mo fẹ́ràn jù lọ.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí n rá ní orí Tiktok. Nígbà mìíràn, mo lè yà lọ́jà tàbí kí n bá àwọn ilé ọjà kéékèèké tí ó ń bẹ ládúgbò mi kí n bá wọn rajà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra ọjà mi. Nítorí orí Íńtánẹ́ẹ̀tì ni àwọn oníbàárà tí ó máa bá èmi náà rajà ti máa ń bá mi rajà. Èmi náà máa fẹ́ ń bá oníbàárà mìíràn ta ọjà rẹ̀, óun ni mo fi máa ń rà á ní orí Íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ọwọ́ òsì. Tí wọ́n bá sì ti gbà mí lọ́wọ́, tó bá ṣe ènìyàn tí mo mọ̀, màá gbo ọwọ́ rẹ̀ jìgijìgi. Ṣùgbọ́n tí ó bá ṣe ènìyàn tí mi ò mọ̀, mi ò ní jẹ́ kí ọwọ́ mi kí ó dúró pẹ́ ní ọwọ́ rẹ̀, tàbí tí bá ti fi bọ wọ́, mo kúrò lórí ènìyẹn. Mi ò mọ̀, mi ò sì fẹ́ yẹ́ mọ̀. Òun ni ó fàá tí bá ti lọ ṣe irun. Tí mi ò bá ti dá ènìyàn mọ̀, màá ní kọ má fún un mí.

Nígbà wo ni o máa ń fá kí ni? Kí ni ò ń túmọ̀ sí fá níbi bí yìí? Tí o bá lè ṣàlàyé si, mo lè mọ ohun tí o fẹ́ jẹ́ kí ń sọ. Nígbà wo ni o máa ń fá? Ṣé tí mo máa ń fá owó àbí ènìyàn àbí ohun wo lo túmọ̀ sí láti sọ níbi bí yìí? Tí o bá lè ṣàlàyé fún mi, màá le fún ọ ní èsì èyí tó dáńgájíá.

Ohun èlò tí ó ṣe pàtà jùlọ ní ibi iṣẹ́ mi, òun ni alákọ̀ọ́kọ́ kọ̀mpútà. Elékejì, gègé àti ìwé tí a fi ń kọ ohun tí a ṣe sílẹ̀ sí. Elékẹta, àga tí a fi máa jókòó tí ò bá sí àwọn ènìyàn mìíràn, tàbí kí n fi àwọn tí ó máa ma jókòó sórí tábìlì àti ọlọ́dẹ èyí tí ó ń ṣọ́ ilé iṣẹ́ náà. Àwọn wonyìí ni mo kó sí ibi iṣẹ́ tí mo fẹ́ yẹ kí wọ́n ṣàn gún fún ìrànwọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ nítorí a ní ẹ̀rọ amómí tó gbóná àti èyí tí ó tutù ní ibi iṣẹ́ wa. Tí n bá fẹ́ mu coffee, mo máa tẹ èyí ẹ̀rọ tí ó máa ń mú omi gbígbóná jáde tí mo máa fi po coffee mi tí màá sì fi mú. Mo máa ń mu coffee ní ibi iṣẹ́ kò kí jẹ́ kí n sùn, ó dẹ máa jẹ́ kí àra mi já pépé. Pàápàá jùlọ àwọn dókítà wọ́n ti fi òǹtẹ̀ lù wípé ó da kí ènìyàn kí ó máa mu coffee.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò, òun ni, ti omi, òun sì ni ti ọ̀rá. Méjì tó jẹ́ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò nìyẹn. Ti n bá se'gbọnsẹ̀ tán, màá mú ọwọ́ mi, màá fọ̀ ọ́ pẹ̀lú ọṣẹ àti omi. Àwọn ohun tó jẹ́ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí èmi ń lò nìyẹn.

Ohun tí, tí mo fẹ́ràn jù lọ, òun ni ẹlẹ́rìndòdò tí wọ́n bá ti fi pineapple ṣe. Nígbà mìíràn, mo fẹ́ràn kí n máa mú wàrà màálù, iyẹn náà ó dùn mọ́ mi nínú. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ igbà, mo fẹ́ràn láti máa mú ẹlẹ́rìndòdò èyí tí ó bá ti ní pineapple nínú, tàbí èyí tí bàbá sọ wípé ó dáa jù tí àwọn dókítà ní wípé kí wọ́n máa lò.

Mo ti lọ sí òde rí dáadáa láká ìmọye ìgbà. Kódà èmi ni abọ́lù òde ṣode. Mo ti lọ sí òde àríyá, òde ìkómọ, òde ọjọ́ ìbí, òde ìgbéyàwó, òdo ilé ṣíṣí, òdo a ń fi ọmọ sí ẹnu iṣẹ́, òde a ń gba òmìnira lẹ́nu iṣẹ́. Mo ti lọ sí àwọn òde oríṣiríṣi jàǹkàn jàǹkàn rí. Òde iṣẹ́, òde ìnáwó, òde àwọn ọ̀rẹ́ àti eyí ti mo mọ̀ àti eyí ti mi mọ̀.

Ṣé mo máa ń na ara ni? Ṣé na ara mi bíi pé kí n lu ara mi lo fẹ́ sọ, àbí òun ń sọ pé bóyá mo máa ń na ara mi kí n na dáadáa tó bá jẹ́ pé ó rẹ̀ mí. Tó bá jẹ́ pé ó ń bèrè bóyá mo máa ń na ara mi ní lílù, èmi ò kí ń na ara mi. Ṣùgbọ́n tó bá sọ pé bóyá mo ń na ara mi, bóyá mo ń ṣiṣẹ́ tí ó rẹ̀ mí, bẹ́ẹ̀ ni, mo lè na ara mi, mo máa ń na ara mi.

Rárá mi ò tíì gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n mo ti gun ọkọ̀ òfurufú rí, mo ti gun ọkọ̀ ojú irin rí, mo sì ti gun ọkọ̀ ilẹ̀ rí. Ọkọ̀ ojú omi mi ò tíì gun rí, nítorí ẹrù omi máa ń bà mí ní ọ̀pọ̀lọpọ̀. A ti wípé kò i tíì sí ohun tí ó gbé mi láti lọ gun ọkọ̀ ojú omi, tàbí àwọn ọ̀rẹ́ mi sọ wípé afẹ́ gun. Kò sí ohun tí yóò sì mú orí mi wú. Bóyá nínú ọdún yìí, bóyá màá gun.

Ẹ̀kọ́ Yorùbá. Fáwẹ́ẹ̀lì oríṣiríṣi. Àwọn ìtàn Ìjàpá tìrókò, ọkọ Yánníbo. Àwọn ìtàn aláǹteré. Àwọn oríkì oríṣiríṣi.

Mi ò kì ń lo kọ́kọ́rọ́. Ilé mi ò ní kọ́kọ́rọ́, bẹ́ẹ̀ ni lẹ̀kùn ibi iṣẹ́ mi ò ní kọ́kọ́rọ́. Ọwọ́ ìka ọwọ́ mi ni mo máa ń tẹ̀ sórí ẹ̀rọ tí wọ́n gbé sẹ́nu ọ̀nà ilẹ̀kùn mi, òun ni ó máa ń ṣí lẹ̀kùn fún mi. Ó ti pẹ́ tí mo ti lo kọ́kọ́rọ́ kẹ́yìn, ṣùgbọ́n nígbà tí mo sì máa ń lo kọ́kọ́rọ́, inú àpò ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí tàbí kí n fi sínú ọkọ̀.

Rárá o, èmi ò sí nínú àwọn jewejewe tí kò kí ń jẹ ẹran. Gbogbo ìgbà tí ààyè ẹran bá ti yọ̀ ni mo máa ń jẹ ẹ́. Bó sì jẹ́ ẹja náà mo sì le jẹ ẹ́. Èmi ò sí nínú àwọn ẹni tí ò kí ń jẹ ẹran. Mo fẹ́ran ẹran nítorí mo mọ̀ pé ó ń ṣara mi lórí.

Rárá, èmi ò kí ń tan ìkíni ní orí fóònù mi. Nítorí gbogbo àwọn oríṣìíríṣìí tí eeyan ń tàn lórí fóònù, òhun ló máa ń mú fóònù tètè kú. Tó bá tan ìkíni, tó bá pẹ́, bóyá, ó máa tètè kú dànù lórí fóònù rẹ. Fóònù rẹ a sì tètè kú, pàápàá jùlọ tí ó bá wá sí ẹrọ iná tí o lè fi tan án padà. Wàwá wà, o ò ní lè tẹ fóònù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Nítorí kò ní yọ wípé kí n jó epo lọ síbi ìpàdé tàbí kí máa ronú ohun tí màá wọ̀ àbí ohun tí mi ò ní wọ̀ tàbí kí máa ronú bí màá ṣe sáré wọ ọkọ̀ dé ibi ìpàdé àti bí màá ṣe sáré padà. Ìpàdé orí fóònù ó jẹ́ bí tí ó jẹ pé ó máa múyàn fún yàn ní àkókò, kò kí n gbà àkókò púpọ̀ púpọ̀, kò sì tí ń mú ìrẹ̀wẹ̀sì dé bá ni. Ó máa jẹ́ kí gbogbo ènìyàn péjú pésẹ̀ ní àsìkò tí ó yẹ. Ṣùgbọ́n ìpàdé tí ò kí ń ṣe fóònù, ẹlòmíì lè dé bẹ́ẹ̀ ní ago kan, kí àwọn ẹlòmíì dé bẹ́ẹ̀ ní ago kan àbọ̀, kí àwọn ènìyàn dé bẹ́ẹ̀ ní ago kan kú ìṣẹ́jú méjì, kò kí máa rí ní ẹ̀ẹ̀kan. Ṣùgbọ́n tí èèyàn bá wà ní ìpàdé orí fóònù, ẹ̀ẹ̀kan ni gbogbo ènìyàn máa dé ibi bẹ́ẹ̀ ní ọwọ́ kan.

Mo fẹ́ràn písà, èyí ti woń bá fi èso ṣe àti wípé písà ò kí ń ṣe oúnjẹ mi. Ṣùgbọ́n ṣàwámà, mo fẹ́ràn ṣàwámà ní ọ̀pọ̀lọpọ̀. Èyí tó ń rẹ́ ẹ̀fọ́ sí ojú rẹ̀ tí mo máa jẹ, tí wọ́n ti kó adìẹ sínú rẹ̀, tí wọ́n ń ke ẹran sí i. Àwọn ohun tí mo fẹ́ràn jù lọ níbẹ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Kí òtútù má bà kọ sí mi láyà. Mo ní aṣọ òtútù bí i mẹ́fà, èyí tí ó ṣe é wọ̀ nínú ilé àti èyí tí ó ṣe é wọ̀ jáde. Bí mo ṣe ní aṣọ òtútù ni mo ṣe ní aṣọ ọorùn. Iyẹn nígbà oru tí mo lè wọ̀ tí ooru ò fi ní pa mí. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù, èyí tí ó ki dáadáa. Mo ní khaki, mo ní kítíkì, mo ní aṣọ òtútù, mo ní lẹ́dà, àwo tó dá tí mo fi ń-- tó jẹ́ aṣọ tí mo fi ń gbó òtútù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa. Mi ò kì ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ jàbu jàbu, màá kàá ó máa yé mi lẹ́kunrẹ́rẹ́ kí n tó fèsì. Mo máa ń ka àdéhùn dáadáa, mi ò kí ń déedé ń sọ̀rọ̀ láì kí ń ṣe pé mo mọ ìtumọ̀ ǹkan tí wọ́n fẹ́ jẹ kí ń sọ. Ó ṣe pàtàkì láti máa ka àdéhùn kí èèyán tó máa sọ isọkú sọ lẹ́nu, kí èèyán má bà kó ba arà rẹ̀. Mo máa ń ka àdéhùn dáadáa, bẹ́ẹ̀ ni mo ń kà.

Bẹ́ẹ̀ni mo máa ń lo Ọ̀pá ìfàmú́ra. Igi tó máa ń jù sínú ohun mímu tí ènìyàn máa ń fà láìṣẹ́ pé ó gbé ike tí ẹnu àbí ó dà á sínú ife. Mo máa ń lò ó, ó máa ń dá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Pápá jù lọ tí o bá ti kún ètè tí o fẹ́ yẹ kí ètè rẹ kí ó mi ìdàànu. Ó dára láti lo Ọ̀pá ìfàmú́ra láti fi mú ohun tí o bá fẹ́ mu lásìkò tí o fẹ́ mú.

Mo mọ àwọn aládùúgbò mi ní ìwọ̀nba, mi ò lè sọ pé mo mọ̀ wọ́n ní dada. Mo mọ̀ wọ́n ní ìwọ̀nba nítorí ẹ̀ka àárọ̀, ẹ̀ka ọ̀sán, ẹ̀ka alẹ́, òun ni ó máa ń pawá pọ̀. Èmi ò kí ń máa tó júbọlé ẹran mọ́sú. Èmi ò kí ń tó júbọlé láti lọ bèrè pé kí lẹ ń ṣe n bẹ̀ ùn. Tí a bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wa, màá kí wọn. Mo mọ àwọn ènìyàn tó ń tajà láàárin wọn ní kí wọ́n polówó ọjà dọ̀ọ̀dọ̀ mi. Mo sì mọ àwọn eléèyì tó ń ṣiṣẹ́ ọwọ́ nítorí wọ́n máa sọ fún mi pé ìṣe bí eléèyì ni àwọn ń ṣe. Ṣùgbọ́n pé bóyá mo mọ̀ wọ́n délé délé dé bí tí mo ti mọ oúnjẹ tí wọ́n fẹ́ràn jù àbí èyí tí wọ́n ò fẹ́ràn, èyí tí wọ́n nífẹ̀ẹ́ sí àbí èyí tí wọ́n ò nífẹ̀ẹ́ sí, òun ni mo fi sọ wípé mi ò lè mọ̀ wọ́n dada nítorí mi ò kí ń gbéra mi kúrò ní ìmọ̀lójúkó sí inú onílé máa tó jọ́. Èyí tí a bá ti ríra ní pàdé àdúgbò tí a bá sọ ó ti tẹ́mi lọ́rùn, mi ò kí ń taná wọ́rọ̀kírí nílé onílé. Mi ò kí ń wá wàhálà kí ènìyàn kankan má sì wá wàhálà mi.

Àwo oní gẹ́gẹ́, gẹ́gẹ́, gẹ́gẹ́, gẹ́gẹ́, èyí tí ó ní gẹ́gẹ́ tó dùn gbàǹgbà. Àwọn àwo tí èmi fẹ́ràn jù nìyẹn tí wọ́n ya ewé gẹ́gẹ́ bí àwòrán sí lara. Mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn ìyen. Àwo tí èmi fẹ́ràn nìyẹn. Ṣùgbọ́n o ti béèrè ibéèrè yìi rí, kí ló dé tí o tún fi padà béèrè lọ́wọ́ mi? Tó bá fẹ́ gbọ́ si, òhun ni mo ti sọ fún ẹ yen.

Àkàrà elépo, àkàrà elépo àti ogi tí wọ́n ń tà ní òpópónà tí wọ́n ti fi ẹran dín tàbí èyí tí wọ́n fi ẹyin dín, àwọn ohun bá ilé yìí tí mo fẹ́ràn jù lọ ni.

Bẹ́ẹ̀ni, tí ò bá ti bàjẹ́, mo máa gbe sínú ẹ̀rọ́ amóúnjẹ gbóná fún wọ̀ǹgbà bóyá ìṣẹ́jú márùn-ún kí oúnjẹ náà lè gbóná. Tí ò bá bàjẹ́, mo máa gbé e sínú ẹ̀rọ́ amóún gbóná kó gbóná dáadáa, màá sì jẹ ẹ́. Ṣùgbọ́n tí ó bá ti bàjẹ́, mo máa ko, màá ko fún àwọn ohun ọ̀sìn mi kí wọ́n jẹ ẹ́. Nítorí èmi ò kí ń jẹ oúnjẹ tó ti bàjẹ́. Mò ń ṣiṣẹ́ dédé. Ọmọ tó bá sì ṣiṣẹ́ dédé, ó jẹ kó jẹ ohun dédé.

Kò ní pàtó àkókò ṣùgbọ́n ti bá ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ, ìsẹ́jú ogún, òun ni mo fi ń sọ. Mi ò ní pàtàkì àkókò ṣùgbọ́n ìgbà mìíràn, màá lo ìsẹ́jú ogún, bóyá lẹ́ ọ́nà méjì láti fi sọ àbí kí ìgbà wo lo fẹ́ kí n fi ṣèṣe?

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni dáadáa. Mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera. Ìlera lọ́rọ̀, oúnjẹ gidi bó ti ń òúnjẹ dáadáa, òun ni ọ̀rẹ́ a wo. Mo máa ń jẹ oúnjẹ dáadáa. Kódà mo máa ń gb'orí Íńtánẹ́ẹ̀tì lọ láti lọ wo bóyá oúnjẹ eléyìí dáa fún ìlera mi àbí kò da. Dọ́kítà mi náà ó sì ti sọ fún mi wípé oúnjẹ bí eléyìí ò da má jẹ́, èyí yìí kò da má jẹ.

Mo máa ń gbé fóònù mi, màá yin sílẹ̀ pátápátá kò kì n dún sókè ní ibi iṣẹ́. Nígbà tó pọ̀, mi ò kí ń máa rí gbé torí mi ò ní mọ̀ gbà tí ènìyàn pè. Ṣùgbọ́n nígbà tí mi ò bá ṣiṣẹ́ tí bá gbé, tí bá rí àwọn ìpè èyí tí mi ò fèsì sí, mo máa ń dá ìpè náà padà. Tó bá jẹ́ ẹni tí mo mọ̀ wípé ó ṣe pọ́n pọ́n, nítorí fóònù méjì ni mò ń lò. Ìkan wà tó jẹ́ pé tí iṣẹ́, ìyẹn mo máa ń yin sókè ní ibi iṣẹ́ ni. Tó bá ti dún, mo mọ̀ pé oníbàárà ló fẹ́ bá mi sọ̀rọ̀. Mo máa gbé pẹ̀lú agbohùn tí wọ́n ń pè ní earpod ní etí mi, màá fi gbọ́ ohun tí oníbàárà mi fẹ́ sọ.

Bẹ́ẹ̀ni, mo máa rántí àlá mi. Tí n bá jí, tí n bá mọ̀ pé mo lá àlá, tí n bá jòkó láì tíì bá ẹnikẹ́ni sọ̀rọ̀, tí n bá gbàdúrà tán, tí n bá farabalẹ̀, tí mo jòkó, màá ranti gbogbo ohun tó ṣẹlẹ̀ ní àlá mi.

Mi ò fẹ́ràn rí òkè, rara àti ràrà. Mi ò fẹ́ràn rẹ̀. Mí sì mọ̀, bóyá ìwọ náà fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn rí òkè. Mi ò fẹ́ràn rẹ̀. Ní ìsàlẹ̀, ó ti dáa. Rí òkè kò dára fún obìnrin.

Oríṣiríṣi irun ni mo máa ń ṣe. Ó túmọ̀ sí irun ṣíṣe mi, ó ní láti ṣe pé irú òde tí mò ń lọ. Nígbà mìíràn, màá ní kí wọ́n bá mi ṣe irun mi sí orí nẹ́ẹ̀tì, èyí tí mo lè máa tibọ̀ orí tí mo sì lè yọ nígbàkígbà tó bá wù mí. Nígbà mìíràn, màá sọ fún onídìrí mi kó bá mi fi ọṣẹ síi, màá sì fi gẹ́ẹ̀lì, màá fi lẹ̀, màá rán ǹkan sí ọwọ́ ẹ̀. Nígbà mìíràn, màá sọ fún onídìrí mi kó bá mi di pàtẹ́wọ́. Nígbà mìíràn, màá sọ fún onídìrí mi kó bá mi lọ́ attachment, kó bá mi fi ṣe ṣùkú, tàbí kó bá mi fi di bob Marley. Nígbà mìíràn, màá sọ fún onídìrí mi kó di pàtẹ́wọ́, àbí kó di kọjúkọkọ, àbí kó di police cap fún mi. Oríṣiríṣi ara wọn ni mo máa ń fi irun mi dá. Nígbà mìíràn tó bá tú wù mí, màá ní pé kí wọ́n bá mi ké lọ́lẹ̀ díẹ̀ kí wa máa fi ṣe oríṣiríṣi. Nígbà mìíràn, mo lè kùn ní pupa, kí n kùn ní funfun, kí n kùn ní góòlù, kí n kùn lóríṣiríṣi.

Bá wọ mọ ṣẹ lè dáhùn ibéère yi Mi kì ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ṣùgbọ́n ẹlòmíràn tó bá fẹ́ tẹ àtẹ̀ránsẹ́ lórí fóònù rẹ̀, ó lè pè mí kó ni wípé kí n bá òun kọ́ kí fi ránṣẹ́ sí òun. Òun a wà dá kọ́, a dà á sí orí fóònù ẹlòmíràn. Ẹlòmíràn a sì sọ fún mi wípé kí ni mo rò pé òun lè kọ́. Tó bá sì kọ́, a tún fi ràn mí pé ṣé òun kọ́ dáadáa láti fi bá òun ṣe àwòtúnwò bóyá òun ò ti ṣe àṣemáṣe bí òun ṣe ń kọ́. Ṣùgbọ́n lẹ́tà gègé àti ìwé mi ò tí ì bá wọn kọ́ rí. Ṣùgbọ́n lórí fóònù mo má a ń bá àwọn ènìyàn ṣe àtẹ̀ránsẹ́ lórísìírísìí lákaìmoye ìgbà nítorí wọ́n nígbàgbọ́ pé mo ní òye bí wọ́n ti ṣe ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú àtẹ̀ránsẹ́.

Mo máa ń sábà fọkàn mi ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Ṣùgbọ́n lásìkò òjò, tí bá ti gbé lọ sínú ẹ́rà àbí pọ̀tọ̀pọ̀tọ̀, mo lè fọ̀ ọ́ ní àká ìmo iye gba. Ṣùgbọ́n lásìkò ọ̀gbẹlẹ̀ tí ó bá ti sí òjò tí ó ń dọ̀tí ọkọ̀ mi ní gbogbo ìgbà, ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ̀ ọ́. Ṣùgbọ́n lásìkò òjò, tí bá ti gbé lọ sínú ẹ́rà àbí pọ̀tọ̀pọ̀tọ̀, mo lè fọ̀ ọ́ ní àká ìmo iye gba. Ṣùgbọ́n tó bá dàbí pé owó náà ṣe díẹ̀, màá fọ̀ ọ́ nílé mi funrami ní. Ṣùgbọ́n bí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àsìkò ọ̀gbẹlẹ̀, ó ti tó mi. Nígbà tí ó bá ti ń ṣàsìkò ọ̀gbẹlẹ̀, mo lè fọ̀ bí ẹ́ẹ̀mẹ́rin sí márùn-ún nínú ọ̀sẹ̀ bó bá ṣe dọ̀tí sí mi.

Aṣọ àkàyòrí ni bí iṣẹ́. Mo ti wọ̀ rí bí ẹ̀mẹfa, ṣùgbọ́n mi ò fi tara tara gba títí ẹ, nítorí wípé tí bá ti wọ̀ kò sí ẹni tó máa n sọ fún mi wípé ó dá lọ́rùn mi. Wọn máa fi mi ṣe yẹ̀yẹ́ ni, ọ̀ọ̀ni mi ò fi fẹ́ràn láti máa wọ̀ wọ́n. Aṣọ tí bá rí pé mo wọ̀ tí àwọn ènìyàn ṣọ pé ó dá, ọ̀ọ̀ni mo máa ń wọ̀ jù.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bí mo ti ṣe máa ń kí àwọn ènìyàn, mo lè kí wọn lórí Íńtánẹ́ẹ̀tì, mo lè pè wọ́n lórí ìpè tààrà. Tí bá sì rí wọn àbí mo rí ènìyàn kan tó mọ̀ wọ́n, mo lè ní pé, "Bá mi kí Lágbájá, ọmọ Lágbájá." Nígbà mìíràn, mo sì lè kí wọn fún ara mi tí bá kọ̀ wọ́n lọ́nà. Mo lè kí wọ́n ní, "Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́." Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí mo jù lọ, mo lè kí wọ́n ní, "Káàárọ̀ o, káàsán, káalẹ́ o" ni màá lò fún wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ wí pé ẹni tí ó jù mi lọ, "Ẹ́" pẹ̀lú ìtẹríba, òun ni mo máa lò. Tó bá jẹ́ ẹni tó ti dàgbà dáadáa, orí ikunlẹ̀ méjèèjì, òun ni mo máa wà. Tí bá wà lórí ìpè àbí tí bá ń ṣe nǹkan lọ́wọ́, tí mo rí ẹni tí mo mọ̀ tó ń kọjá tí mi ò bá fẹ́ fẹnu mi sọ̀rọ̀, mo lè ju ọwọ́ sẹ́ni náà kí n rẹ́rìn músẹ́, a ti mọ̀ wípé mò ń kí òun ni. Tí bá wà nínú ọkọ̀, tí bá rí ẹni tí mo mọ̀ tí bá kọjá lẹ́gbẹ̀ẹ́, mo lè tẹ fèrè ọkọ̀ kìfikì.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì láti máa pe oníbàárà tuntun nítorí ẹlòmíràn, pàápàá jùlọ àwọn tí ó máa ń rajà lórí Íńtánẹ́ẹ̀tì, tí ó bá pé wọ́n, wọ́n á rò bóyá oníjìbìtì ni ẹ. O lè pè wọ́n wípé mo ti fi ọjà yín ránṣẹ́ ní àsìkò díẹ̀, ẹ máa gba ọjà yín lọ́wọ́ àwọn ọlọ́kadà tó ń gbébọ̀. Mo máa fi ọjà yín ránṣẹ́ ní ọ̀la nítorí wípé ẹ san owó, owó yín ò sì bá ọjà tí ò ní jáde. Bí ẹ ní wípé o pè wọ́n láti fi tówon létí, a ti ní ọjà tuntun tí ẹ bá ti ní ààyè, kí ẹ bojútó wa kí ẹ sì wo àwọn ọjà tí a ní. O lè pè wọ́n láti bèrè tí nǹkan tí wọ́n bá kọ tí kò bá yé ẹ. O lè pè wọ́n láti bèrè oríṣiríṣi. O lè pè wọ́n láti kí wọn fún ọdún, "ẹ ṣé tí ẹ bá wa rajà? Ẹ ṣé tí ẹ bá wa sèyì?" O lè pè wọ́n nígbà tí ẹ bá ní ètò ìdínkù owó ọjà tí ẹ ń ṣe.

Ní àsìkò àti ìgbà, òhun ni ó máa ń sọ irú aṣọ tí mo máa ń wọ̀ lọ sùn. Ni àsìkò ooru, mo lè máa wọ aṣọ kín sùn, ní ìhòhò, kì í dà ṣọ́borà, tàbí kí ń roro máyà kí ń sùn. Ni àsìkò òtútù, mo lè wọ̀ kín ń wọ aṣọ kaba àti kítíkí lọ sùn kí òtútù kó má ba mú mi. Ni àsìkò mìíràn tí òtútù ò mú ju, tí oru ò mú ju, mo lè wọ aṣọ ibùsùn mi, aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ni, ṣòkòtò àti ẹwù, òhun ni mo máa ń wọ.

Ibí iṣẹ́ tí ó bá ti ṣe ìgbéjáde, ibi iṣẹ́ kọ́ nìyẹn, ibi iṣẹ́ yẹpẹrẹ ni, ibi iṣẹ́ yama yama ni. Mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mo máa ń fi ọjà ránṣẹ́ nítorí wípé ẹlòmíràn ó fẹ́ bá ẹ rajà ṣùgbọ́n kò sí ní àyíká ibi tí o wà tí o ò bá ṣe ìgbéjáde. Báwo ni o ṣe fẹ́ mọ̀? Àbí báwo ni o ṣe fẹ́ gba ọjà? Ó ṣe pàtàkì láti máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

Mo máa ń lo háàpù WhatsApp, ó yára. Mo sì tún máa ń lo áàpù TikTok, ibẹ̀ ni àwọn oníbàárà mi pọ̀ jù sí. Mo máa ń lo háàpù Instagram, mo máa ń lo háàpù Snapchat. Ṣùgbọ́n èyí tí mo máa ń lo jù, tí àwọn oníbàárà mi tí wọ́n pọ̀ sí jù, òun ni TikTok, lẹ́yìn rẹ̀, òun ni Facebook. Àwọn háàpù tí mo máa ń lò nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa. Ni àká ìmòye ìgbà, mo ti rin ìrìn àjò lọ sí ìlú aláwọ̀ funfun rí dáadáa, mo rin ìrìn àjò lọ sí ìlú aláwọ̀ dúdú, mo ti rin ìrìn àjò lọ sí ìlú Kenya rí, mo ti rin ìrìn àjò lọ sí ìlú South Africa rí, mo ti rin ìrìn àjò kiríkirí lọ sí ìlú mìíràn tí ó jẹ́ wípé kó dà mo ti kó láti ìlú mìíràn lọ sí ìlú mìíràn rí. Ko ti ẹ ń ṣe ìrìn àjò nìkan wípé kí èèyàn ṣí kúrò ní ìlú kan lọ sí ìlú ibòmí, mo ti ṣé rí.

Ọdún tó kọjá nígbà tí mo padà nù Baba mi ọ̀wọ́n. Ìgbà náà ni mo kẹ́yìn sunkún nítorí ojú mi gan gidi. Ìgbà tí mo kẹ́yìn sunkún niyẹn, ọdún tó kọjá, ọjọ́ tí mo padà nù Bàbá mi àti pé leyin isìkú rẹ̀.